Oríṣiríṣi ìdojúkọ ni a máa ń kojú ní ibi iṣẹ́ mi. Kódà ní ọ̀sẹ̀ tó kọjá, ó fẹ́ di ìjà láàárín àwọn ọ̀gá mi nítorí wipé àwọn kan ríra wọn ní ìrí pé àwọn ni alpha and omega nítorí ìdí dẹ̀ ni pé àwọn ni the most senior ní ibẹ̀. Wọ́n wá sọ ọ́ di ibi tí ó jẹ́ wípé àwọn nìkan ni wọ́n fẹ́ máa jẹun bẹ̀, wọ́n ò fẹ́ káwọn tó ku mọ ibi tí òwò ń gbà wá àbí tó ti ń gba jáde. Eléyi ti fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà nínú ọ́fíísì mi gan-an tó jẹ́ wipé àwọn èèyàn wọ́n, wọ́n ò fẹ́, wọ́n ò mọ bi won ṣe fẹ́ sọ̀rọ̀. Èmi dẹ̀ ní mo jẹ́ ẹyan tí ó san lórí díẹ̀, mo sì ń wò pé à, gbogbo éleyi ti e n ṣe yìí, ẹ̀ mọ̀ lọ́ ba mi dán an wo nígbà tí mo bá dé ibi báyìí nítorí pé owó gbogbo wa lawabi wa wá owó kì í sì, kò sí ẹni tó wá lanú lẹ̀ sí ibẹ̀. Ẹyin kan ò kan lè ṣadé dé jókòó ke wà ró pé boya, àwa jókòó awa sùn ni àbí à mọ owó ná. So eléyì ó ti ń jẹ́ nǹkan tí ó ti ń já ràn ì rán i ní àárín àwọn ọ̀gá mi tipẹ́tipẹ́. Kódà kò ní ṣe ọdún kan kì í ṣe ọdún méjì, ó ti máa fẹ́ tóbi ọdún mẹ́wàá tí gbogbo eléyì ti wà ní ilẹ̀ tẹ́lẹ̀. Mo bá ní n gbà náà ó dá, èmi mo fẹ́ wá posting wá sí ìta ò, àṣé pé torí pé mi ò kí bun ọ̀gá wa ní nǹkan ni kò sì ṣe posting mi. Éleyì mo sá wò pé à kí ló ṣẹlẹ̀? Ọmọ tó wá bun ní one thousand péré lọ́gá sáré ṣe posting titiẹ́. Kẹ́yìn náà rírun nnkan bá ohun nítorí one thousand naira. Èmi sì ní mo jẹ́ ọmọ rẹ, ó jẹ́ pé o mọ bàbá mi dáadáa, o mọ ìran mi dáadáa, àmọ́ nítorí owó. Gbogbo àwọn nǹkan báyìí ló jẹ́ kí n mọ̀ pé tọ̀ọ̀ àwọn èèyàn wọ́n le púpọ̀ àti pé ẹni tí ìyá bá ń jẹ owó kékeré bayi ló máa ń jọ wọ́n ní ojú. Bẹ́ẹ̀ dẹ̀ ni, à èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo sì máa ń sọ fún ra mi pé mi ò ní tọrọ ojú lè ẹni kankan láti máa wá undue favor àbí undue advantage. Mo sọ fún lóríṣiríṣi àti ní ọ̀pọ̀ ìgbà pé tọ̀ọ̀ ọ̀gá o, kò dá báyi ó, ọmọ yín ni mo jẹ́ o, ẹ̀dẹ̀ tí mo kí ọmọ yín ni mo jẹ́, kí de ń ṣe ni kì í ṣàánà láti ìgbà tí mo ti wá gba iṣẹ́ ń bí le tì mọ̀ pé ọmọ yín ni mo jẹ́. Kò dè yẹ kó wá jẹ́ wípé ẹ wa máa fi ojú mi gbólẹ̀ ní àwá tó jẹ́ pé o yẹ kí ẹ wò pé tọ̀ọ̀, bẹ́ẹ̀ dàgbà tán, bẹ́ẹ̀ dogbò tán. Àwa nìkan náà la máa rán tí yín pé tọ̀ọ̀, ibí kan náà là tí wá, ọ̀dọ̀ wa náà sì ni ẹ̀ ti retire. Sé ó wá di pé tọ̀ọ̀ tẹ bá retire tán ni à tó wá mọ̀ ọ, lẹ tó wá mọ̀ sọ pé ẹ ká mọ̀ bínú kíni kan ṣe kíni kan. Kò ní rí bẹ́ẹ̀ o. Bẹ́ bá retire tán pẹ̀lú irú ìwà tí ẹ̀ ń wù yìí, ẹni rí ẹni kankan tí ó bá yín jókòó, ẹ ni ri ẹnikankan mọ bá yín dá òwe kẹ́ o. Kódà ìbànuje ọkan ni ẹmọ̀ wà ní gbogbo ìgbà. So gbogbo éleyìí ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ fún ọ̀gá mi wipé nígbà tí àwa ta jẹ́ ọmọlúurẹ̀ tí ó bá gbé wa sí ibi tí àní ti rí ǹkan kan, ìwọ náà sì ní tọrọ pé òun rí ǹkan, ò rí ǹkan kan. Ṣebi eyan ó mọ tọ́jú ibi tí ó dé sí ni. Kódà tó bá ti ń kú boya bi ọdún márùn-ún tí yiò fi rìmetire ni yiò ti mọ̀ pé tọ̀ọ̀ ó ya. Ẹ jẹ́ ń gbé yín lọ sí ibi tí ẹ sì mọ̀ ro owó. Torí tẹ bá ń ro owó, tẹ bá ń ro owó, tí n bá retire tán, ẹyin yìí náà ni, ẹ lè mọ̀ wá wù mí nílé pé tọ̀ọ̀ ọ̀gá o, ẹ gba five thousand, ọ̀gá o, ẹ gba ten thousand nítorí náà. Àmọ́ ọ̀gá o wa fẹ́ kí ẹni kankan ye awọ́n ní ìdíwò nítorí pé ọ̀nà tí a bá máa gbà láti fi rí owó, ọ̀nà náà ni ìyẹn gbọdọ̀ mọ tọ́jú ẹ. Ọ̀nà tí ẹyan bá dẹ̀ máa gbà láti fi ro owó ní sìn, ìyẹn gbọdọ̀ ná owó sí ibẹ̀ náà. A bá sọ fún ọ̀gá pé tọ̀ọ̀ a fẹ́ create àwọn department níbi department mẹ́fà sí, so that gbogbo àwọn department yìí wọn a lè takó, wọ́n a lè ta okùn ọ̀nà bí wọ́n ṣe rí owó sí ìta ní oríṣiríṣi. Tẹ bá dẹ̀ ti ta okùn ọ̀nà bí a ṣe rí owó sí ìta ní oríṣiríṣi, gbogbo àwọn department yìí náà a ná owó síbẹ̀. Ta bá ti ná owó síbẹ̀, òun náà ni a máa expect pé kí owó wọlé wá. Ẹni tó bá ti mọ̀ pé òun ò lè ná owó, ó kan rí bí ọ̀gá ni, mọ́tò wọn bí mọ́tò àkúṣẹ ni. Kódà wọn ò lè bu ohun ọ̀tá ẹ̀yàn lọ kí ó gbà. Ẹ dẹ̀ mọ̀, àwọ́n to jẹ́ pé olùkọ́ ni wọ́n tẹ́lẹ̀ tí wọ́n wá tako lọ sọ́ọ́ wá sí civil service, ayé wọn mọ̀ ọ́n rì bá kan, wọn mọ̀ tí ń ní giri wọn kárí jù, wọn tì mọ̀ ń ní, wọn tì mọ̀ ń ro pé tọ̀ọ̀. N tó jẹ́ ká wọn kúrò ní sáfísì ká wọn táwọn tí ń tìísì ká wọn fi wá sí ibi báyìí, òun náà ni kí ká wọn lè rí ọ̀rọ̀ kojo, àmọ́ ìgbà tó ya àti ọ̀rọ̀ tán gbiyan ńju àti kojo àti gbogbo ẹ̀, kì í padà. Àmọ́ òun sì ń kankan ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà civil servant ti pa tá tí ò bá ṣe kó súmọ́ governor wọn yìí rí ǹkan kan.

Ní orí mi, àríí dájú pé èmi àti àwọn alágbàṣiṣẹ́ pọ̀ mi a ní cordial relationship tí ó ní agbára. Mo jẹ́ kó jẹ́ ko jé ipé gbogbo ìgbà tí a bá ṣiṣẹ́ àbí tí a bá ní ǹkan kan tó pawapọ̀, mo máa ń jẹ́ kí ara mi balẹ̀. Mi ò ní fẹ́ kí n mọ lá lé wọn lọ́wọ́ àbí kí n mọ ṣe bí ọ̀gá lé wọn lórí. Nítorí ipé bí àwa èèyàn bí a ṣe máa ń gbé ọ̀rọ̀ ọ̀tọ̀otọ̀ ni. So, emi gege bi enikan ti o je oniwa tutu tele naa, mii fe gbe ara mi le awon alabasisepo mi ni ori. So, tin ba de tun ti de ibi ise ni araaro, mo mo n ri ni aridaju pe gbogbo won ni mo se "Hello" ati "Hi" si. Nígbà míì máa tọ ọ́fíìsì oníkálukú lọ láti lọ kí wọn pé tọ̀. "Ẹ̀kaàárọ̀ o, mo ti dé o. Ẹ̀kaàárọ̀ o, mo ti dé o." Eléyìí ó máa ń fún wọn ní sense of pé èèyàn ká wọn kún. Gbogbo àwọn ìgbó, eh, gbogbo èyan náà ni wọ́n fẹ́ kí ó dàbí pé àwọn ní ẹ̀yàn tí ó ka àwọn kún. So gbogbo àwọn tactics yìí náà ni mo ti mọ̀ ní ẹnu iṣẹ́. Mo dẹ̀ mọ̀ ń lò dáadáa. Ípétọ̀, màá lọ kí wọn pétọ̀. "Ẹ̀kaàárọ̀ o. Ẹ pẹ̀lẹ́ o. Ǹkan báyii ni mo fẹ́ kí ẹ ṣe o. Ǹkan bá yẹn ni kí ẹ ṣe o." Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Tí n bá mọ̀ bá wọn sọ̀rọ̀ gan kódà, kí n fẹ́ rán wọn ní sẹ́ gan, ẹ̀rín ni màá máa rán ni. Màá máa fi ọ̀yàyà ṣe é. Mi ò ní ṣe é níṣe wí pé, "Óyá gbàá, lọ ṣe ǹkan bá yẹn wá." un un un un. Màá ṣe é níṣe ípé tọ̀. Nkan kannaa naa ni wa, iwo naa le lo mi, emi naa le lo e. So bẹ́ẹ̀yen náà ni mo ṣe máa ń gain heart pẹ̀lú wọn. To ba wa je pe ipenija kan wa ti a gbodo resolve, maa ri laridaju wipe pelu respect fun onikaluku, koda debi awon to je pe oluranse ni a gba won fun, ni mo maan lo fun. Mi ò ní sọ pé, "Ó yá, gbàá, lọ ra ǹkan báyii wá." Màá ní, "Ẹ jọ, ẹ bá mi ra ǹkan báyii. Mo need ẹ ni. Ẹ jọ, ẹ má bínú pé mo ń dààmú ọ yín." Bó tie jẹ́ pé iṣẹ́ ta a gbà wọ́n fún gangan náà nìyẹn. Àmọ́ mo máa sọ̀rọ̀ pẹ̀lọ̀ ọ̀rọ̀ tutu, pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìwà ìkónimọ́ra. Nítorí wipé láàlá kòókòó tí à ń kojú ní inú ìlú wa yìí ó pọ̀. Awon eeyan si nii, won mo n ronu rin ni. Kódà ní ojú òpópónà tí èèyàn bá ń wa mọ́tò, èèyàn gbọdọ̀ wà very, very careful nítorí pé púpọ̀ nínú àwọn tó ń lọ lójú títì tí wà rópe wẹ́yà. Èèyàn tí àlàáfíà jọba lára rẹ̀ ni, ò ní mọ̀ pé irònú ti dá oríṣiríṣi sí àgọ́ ara rẹ̀. Tí èèyàn bá dẹ̀ wà careful, èèyàn ó kan jẹ gbẹse tí ó yẹ kí èèyàn jẹ́ ni tí ò ní tán ní láíláí. So, emi, mi on daamu ara mi pupo pelu ibasepo nitori pe mo ti ko ara mi pe, lati le wa internationally acceptable, lati le sise ni ibikibii to ba wu mi, mo need lati mo ipe mio le mo wu ìwà tó jẹ́ pé àwọn ará ilé mi nìkan ni wọ́n á lè kọ́bí ara ṣi mi ni wọ́n o lè gbádùn mi. Àmọ́ ìwà tó jẹ́ pé ó gbọdọ̀ wà internationally acceptable náà ni èèyàn gbọdọ̀ lè ṣiṣẹ́ ní every working environment. So àti lè ṣiṣẹ́ ní every working environment, ó dá lé lórí pé kí èèyàn ní ìwà ìkónimọ́ra. Kí èèyàn ní ìwà tí ó wà forgiving. To je pe teeyan ba se, iwo naa a tete dari jin won. Tí, eh, àwọn, tíwọ́ náà bá ṣé'yàn, wà á jeéyàn tí àwọn èèyàn gbọdọ̀ máa ní àfojúkúrò fún púpọ̀ nítorí pé ìwà oníkálukú náà ni wọ́n fi máa ń react sí oníkálukú. So bí mo ṣe sa ṣẹ máa ń ṣe ní ibi iṣẹ́ niyen, ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń ní issue náà tí ó jẹ pé ìjà lè ṣẹlẹ̀ wáhalá lẹ́ wà. Àmọ́ mi ò ní jẹ́ kó wọ̀ mí lọ́run àbí kó wọ̀ mí lára. Màá rí ní àrídájú pé mo bá àwọn ènì yen sọ̀rọ̀ pétọ̀. "Báyii báyii báyii o. Báyii báyii o. Ẹ ṣáánú wá o. Ẹ ṣáánú mi o. E jẹ́ ká ṣe ǹkan báyii o. Ẹ má jẹ́ ká ṣe ǹkan bá yẹn o." so, beeyen ti a ba ti soro ti gbogbo e si ti dan moranmoran, ko ni si isoro kankan nitoripe agbalagba ni gbogbo wa. Oúnjẹ náà sì ni gbogbo wa wá dé ibi bẹ̀ kì í ṣe pé ìjà la wà dà. So nígbà tí a dẹ̀ ti mọ̀ pé tọ̀, oúnjẹ àti owó ni oníkálukú wá dé bí. Uhm, ka wa ba se maa ri ni o tun ku baun, a pari ija wa, a si continue, tori gbogbo wa la ni awon omo ati iyawo nle lati lo jabo fun So mi, mi fí i bẹ dààmú ara mi púpọ̀. Ona bi n se rowo, oun ni mo mo n san ni gbogbo igba ju. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni bá ń wá owó kì í wá ìjà torí gbogbo èèyàn ni òrè rẹ̀ gbọdọ̀ jé.

Pipànilẹ́rìn-ín èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kí ẹ̀rín àti ọ̀yàyà kí ó pọ̀ ní inú ọ̀rọ̀ ilé ayé èèyàn nítorí pé ìrònú ti pọ̀ ju ní alẹ́ ayé nísìnyí. Ẹ̀yàn sì gbọ́dọ̀ mọ jẹ́ kí ó jẹ́ pé gbogbo ibi tí èèyàn bá wà, èèyàn gbọ́dọ̀ mọ jẹ́ kí inú dídùn àti kòríyà kó máa ṣẹlẹ̀ sí ìyàn ju gbogbo ǹkan mì tí èèyàn bá ń ṣe lọ. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo níìfẹ̀ sí pé kí n máa pà ara mi lẹ́rìn-ín kí n máa múna mi dùn nítorí pé kò sí ẹnìkankan tó lè múna mi dùn bí n ṣe ara mi. Nígbà tí mo bá ti gbé ọkàn mi òun kankan tí mo sì rí pé àrí, tí mo sì rí àrí dájú pé mo dùn ara mi ní inú. So oríṣiríṣi apanilẹ́rìn-ín ni ó wà ní inú orílẹ̀-èdè wa yìí. A ní bọ́fì, a ní oríṣiríṣi àpo orò àti ǹkan. So èmi máa ń fẹ́ran àwọn àlọ́ wọn ní oríṣiríṣi kódà mo ti mọ̀ òn ní, ní ọkàn pé ní ọjọ́ kan tí wọ́n bá máa ṣe live show ní tòsí ibi tí mo wà yìí, màá lọ bẹ̀ lọ gbọ́ nítorí pé, ẹ́, kí kò sí bí ìrònú bá ṣe wà ní ara tó tí èèyàn bá ń gbọ̀ àwọn àlọ́ apanilẹ́rìn-ín, gbogbo ìrònú rẹ̀ ni yóò yọ. Èmi sì ní, mo ní oríṣiríṣi ìrònú ní ara. Ìrònú owó ó pọ̀. Ilé mi tí mo kọ́ tí mo ti pa tì, ìrònú rẹ̀ náà wà ní ara mi. So gbogbo yìí ó máa ń jẹ́ kí gbogbo ìrònú yiì kókó ó ní ara ni. So èmi gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́, mo máa ń lọ síbi àwọn oríṣiríṣi ìṣe nígbà tí mo wà ní Èkó. Àmọ́ tí mo ti dé ìlú ìlọrin yìí mi ò tí ì ní àǹfààní láti lọ fún àwọn event apanilẹ́rìn-ín kankan. Àmọ́ mò ń dúró dè èyí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe àbí tí wọ́n ṣe ní ọdún tó kọjá. Èmi, mi ò rí, rí rí ẹni tí ó ṣe òde ìyàn. Bàbá Ṣàlá àbí kí ni wọ́n ń pè, òun ni ó ṣe. Èmi ò ṣe gbogbo ohun tó máa ń ṣe kí pa èmi lẹ́rìn-ín. Lófa tí mo fiwò pẹ́ tọ́, àwọn ǹkan lẹ́niyẹ̀n èmi ò lè lọ. Àmọ́ tí àwọn bí bọ́fì, àwọn ọ̀pọ̀ orò, àwọn bí Ṣàbínù ṣe, àwọn bí láyì tí wọ́n bá wá sí ìlọrin, màá lọ, màá lọ wo event wọn nítorí pé àwọn èèyàn ni mo máa ń ríbi rẹ sonéèsì pẹ̀lú. Ẹ dẹ̀ mọ̀ pé kí ẹ̀yàn sanwó fún event, pe ko lọ fún àwọ́n apanilẹ́rìn-ín kó wá tún wá ronú kúro nbẹ́ẹ̀ kì í ṣe ǹkan tó dára rárá. Ẹ̀yàn tí ń fall into depression nìyẹn. Kọ́ lọ́n dẹ̀ máa ń mu wa kọ́ lọ́n ma jẹ̀ ka fall into depression. So èmi, mi ń gba ìgbà láyé burúkú kankan fún kí mo wá máa lọ síbi àpọ̀ àlọ́ apanilẹ́rìn-ín tí kò tún wá nípa mi ní ẹ̀rín nítorí ẹ̀rín mi, jọọjọ ni mo san owó mi fún. So, è, ní ìgbà tí mo kúrà, ó tó ọdún bí i mélòó kan sẹ́yìn ni mo sọ fún bàbá mi pé, "Ó wu èmi náà kí èmi náà máa ṣe àwọn eré orí ìtàgé, àwọn alák-àlọ́ apanilẹ́rìn-ín yìí." Àmọ́ níbi tí mo gbé tí mo dàgbà, wọ́n ò fún wa ní irú platform bẹ́ẹ̀ torí kì í sí ibi tí àwọn event oríṣiríṣi bá ti máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ṣe oríṣiríṣi àyẹ̀yẹ̀ tí wọ́n pé àwọn èèyàn kí wọ́n wá gbà, máa kìi kí wọ́n wá sọ̀rọ̀. Ohun ni a tí máa ń rí àwọn talent báyìí yọ jáde. Àmọ́ dé àdúgbò bí tí mo ti dàgbà, àwọn ọmọ orà ìsà ni ó pọ̀ ju ni ibẹ̀. Àwọn tó jẹ́ pé ikú ni wọ́n wá fúnra, àwọn ọmọ àwàbí, àwọn ó ṣe rii òwó kódà. Àwọn tó jẹ́ ọmọ olówó inú wa gan wọ́n ń ṣe ìwà burúkú. Mo rántí ìgbà tí ọmọ ìkan nínú àwọn DPBO ọ̀dọ̀ wa tó ohun naá bẹ̀rẹ̀ sí ní wu iwà burúkú yìí. Bàbá rẹ̀ ní ìdẹ̀ láti fi ìtàkùrọ̀ sọ sí ìlú òyìnbó torí ko mọ̀ di ọmọ burúkú. Nígbà tí ó ṣe bẹ̀bẹ̀ rẹ̀ ní ìlú òyìnbó tí ó wọ pé odù fọ́tò, fọ́tò tí ó yà, àrá ni àwọn ìbọn àti àwọn ẹran tútù tó kú ni ó ti ya fọ́tò ni mo ti mọ̀ pé tọ́. Kí ọlọ́run ṣàánú gbogbo àwa tí a dàgbà ní àdúgbò kan náà ni. Kí ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀lọwá pé ká mọ̀ pé ilẹ̀ ayé ò jú ká máa ṣe jàgídíjàgan lọ. Nítorí náà, èmi ò gẹ́gẹ́ bí ẹni kan mo mọ̀ pé oríṣiríṣi eléré orí ìtàgé tí ó mọ oríṣiríṣi àlọ́ apanilẹ́rìn-ín ni ó lè jáde láti ibikíbi ní ọ̀dọ̀ wa ń bẹ̀ un nígbà ùn Àmọ́ ìwà burúkú, ìwà ipáǹle, ìwà ká mọ̀ jí ǹkan ní ǹkan, ká mọ̀ pa ara ní ká, ká mọ̀ ní àwa nínu ẹgbẹ́ òkùnkùn kan yàtọ̀ sí méjì, òun ni ó pọ̀ ju ní gbogbo ọ̀dọ̀ wa ń gbà ẹ́. Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo tún rántí ọ̀rẹ́ mi kan tí ijọ́ tí ó kú mo dì í dì sọ fún àwọn tó kú mi ní pé tọ́ ẹni yìí bó ṣe ń wùwà yìí léèní yìí, ó ń wùwà bí ẹni tí ó fẹ́ kí wọ́n pa òun ni. Àṣé ọjọ́ kú rẹ̀ náà ti túnúmọ́. Kódà ìrọ̀lẹ́ ọjọ́ náà tó wá da fiidi wá rú pé ká mọ̀ gba bọ́ọ̀lù mọ. Ìrọ̀lẹ́ ọjọ́ náà ni ó pàdé ẹni tí ó fi àgbà hàn. So gbogbo àwọn ǹkan báùn ni ò jẹ́ kí social gathering kí ó pọ̀ níbi tí mo ti dàgbà.

Àti kékeré ni mo ti jẹ́ ọmọdé tí ó mọ bọ́ọ̀lù gbá. Mo máa ń gbá bọ́ọ̀lù ní àdúgbò mi, mo máa ń gbá bọ́ọ̀lù fún àwọn ilé ìwé mi, kódà mo máa ń gbá bọ́ọ̀lù fún ilé kéwú mi nígbà tí mo wà ní kékeré. Ó dẹ̀ jẹ́ eré ìdárayá tí èmi gángan fúnra mi fẹ́ràn jù lọ. Àmọ́ ó, nígbà tí mo wà ní primary school tí áàní àǹfààní láti máa gbá bọ́ọ̀lù against each other nígbà náà. Eré, ẹ, eré gbagi gbagi, òun ni mo máa ń sá fún ilé ìwé mi nígbà náà. Mo rántí ọ̀rẹ́ mi Dayọ̀, tá jọ lọ sí primary school, tá jọ jẹ́ ọmọ kíláàsì kan náà. Èmi àti rẹ̀ la jọ máa ń sáré fún primary school wa. Ó ní bàtà kan, jam sport, òhun ni bàtà náà. Mi ò le gbàgbé bàtà náà. Èmi àti rẹ̀ irú bàtà kan náà ni a jọ máa ń wọ̀ náà ní ìgbà náà. So eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun ni eré gbá bọ́ọ̀lù, gbígbá bọ́ọ̀lù. Mo lè fún yín ní oríṣiríṣi àkàsọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀. Ìjọ́ tí orí mi wú ju nígbà tí a gbá bọ́ọ̀lù. Nígbà náà mò ń lọ sí Àgbárá Community High School ní ìlú Ìdú ní Ogun State. Ní ọdún náà lọ́hùn, n'ọ́bá nígbà náà bí i á sì 2003 àbí 2004, n'ọ́bá nígbà náà ká wa gbá bọ́ọ̀lù ojúkòju, àwa àti àwọn senior wa. A, mo bá ní tọ̀, àwọn senior wa yìí wọ́n ò tí di àbá ọdẹ. Ṣá le nà wọ́n láwà ta ṣẹ̀wọ̀lé, láwà ta rí ráńdú ráńdú yí, pẹ̀lú àwọn tó ti lò ó. Ọdún mọ́ àwọn ọ̀rẹ́ mi ní ilé ẹ̀kọ́ grammar. N'ọ́bá ní dàǹdàǹ dàǹdàǹ, bóyá fixture ṣe wà ni a sì gbọdọ̀ nà wọ́n ni torí knockout ni àwa nígbà náà. Wọn bá ní kó sí wàhálà. Báa ṣe bẹ̀rẹ̀ nìyẹn, báa ṣe kó sí nìyẹn. Lá bá gbá bọ́ọ̀lù yìí titi titi, kódà àwọn náà kọ́kọ́ jẹ wá. Wọ́n sì jẹ wá ni wọ́n ò, ni mo si wù pí tọ́. Ṣá dẹ̀lé nàa àwọn pípù yìí léèní yii báyi. Pẹ̀lú àwa ta rí randu randu yii, kò pẹ́ rárá. Ẹ̀mí sá, wọ́n sá fi ẹ̀mí sí ní second half. Lá bá gbá o titi titi, àwa náà bá equalize through Benji. Benji dàa gan nígbà yẹn, òun mọ bọ́ọ̀lù gbá púpọ̀. Benji sá score fún wa. Nígbà tí Benji score, lódi pé ó di 1-1. Lá bá gbá wọ extra time. Lọ bá gbógbó extra time tán gbogbo àwọn teacher wa náà ń wòran. Ígbà tá gbá extra time tán, a à ri ẹni kankan score lọ́ bá duro de penalty. Bi won ṣe bẹ̀rẹ̀ sí ngbá penalty nìyẹn. Tí ẹ, olùmúlẹ̀ titi wá deniyi, gódwín. O mo penalty mu, bo ti e je pe ko mo boolu gangan mu, amo o mo penalty mu daadaa. Bí olùmúlẹ̀ ti wá ṣe mú penalty kan nìyẹn. Há! Nnkan nuwon náà ba gbá penalty bóyá Benji àbí ibùbí. Nkan nuwọ́n sa lose penalty ni ọjọ́ yẹn ló bá di àwa ni 2-2. Ni won ba ní ẹmi ló kan. Àyà mi ti já gàrara. Mo sá dìde, mo gbé bọ́ọ̀lù fẹ́tọ̀. Eniyii leni yii njee Bóje in kú ni, in ku náà ni. Bóje in ye ni, in ye ni. Mo sá gbá penalty tèmi, o ba je. Tọ̀, inú àwọn ènìyàn dùn, wọ́n gbé mi sókè pé well done. Bí mo ṣe jẹ́ tèmi tán, òun ni Silas ló gbé penalty títíe, lo bá gbá síta, la bá wín. Inu mii dùn. Àyò mi sì kùn ní ijo yen torí èmi ni mo gbá penalty bóyá ìkẹjọ́ àbí ìkẹ̀san títí wá. Torí a padà bẹ̀rẹ̀ sí í gbá tó jẹ pé oníkálùkù ń jera wọn, kódà goalie gbá wo mí n wò ó náà sí ara wọn ní ìgbà náà. So, ẹ, bí, ẹ, ohun tó jẹ́ kí n fẹ́ràn eré ìdárayá ká mọ gbá bọ́ọ̀lù jù ká mọ sáré lọ nìyẹn torí ere sìsá láàárín ìṣẹ́jú mélòó kan, ẹ ti sá, ẹ ti parí ẹ̀. Àmọ́ dé, ìwúrí máa ń wà tí ó bá jẹ́ pé eyan ni eyan gbé ipò àkọ́kọ́. Amo emi o fibe feran re bii ti boolu, tori boolu maa n funyan ni chance pupo. Bóyá nísinsìnyí ẹ ti gbá ìbẹ̀rẹ̀ ball game, àwọn ènikan ti score ara wọn ni 2-0. O wa ropé bóyá game tí parí rárá o, comeback sì lè ṣẹlẹ̀ tí yóò di 2-2. Kódà oríṣiríṣi nǹkan ló ṣì lè ṣẹlẹ̀ nínú game náà. Àmọ́ dé inú mi máa ń dùn pẹ̀lú bọ́ọ̀lù gbígbá torí àyò mi máa ń kún ihun tí mo máa ń fi aga, oríṣiríṣi àkókò tí mo mọ̀ fi ń tẹ̀lé gan ni ní orí ayélujára. Kódà gbogbo àwọn ọkùnrin patá la máa ń tẹ̀lé. So bọ́ọ̀lù gbígbá ó jẹ́ ohun tí mo like gan. Kódà àmọ́ oríṣiríṣi isè àti ìpèníjà náà ni mo ti bá padà níbẹ̀. Mi ò lè gbagbe ijọ́ kan tá ń gbá bọ́ọ̀lù ládùúgbò wa tí, ẹ́, bí rìn bá san mí ní ẹsẹ̀, ẹsẹ̀ mi bá ń ga lódi pé ètùtù wà níbẹ̀. Ni won bani nigbana kokoro lo wonu e Ọlọ́run yio je da fún nọ́ọ̀sì tí wọ́n ní kó wá tọ́jú mi níjọ́ náà torí ó fún mi ní abẹ́rẹ́, ó sì fi abẹ́rẹ́ rẹ̀ fà gbogbo.

Èmi àlàáfíà, òun náà ni èrè tí mo gbọdọ̀ máa rí láti fi lè mẹ̀ǹtéènì àlàáfíà ara mi. Àlàáfíà jẹ́ nǹkan tí ó ṣe kókó tó ṣe pàtàkì ní ilé-ayé ọmọ ẹ̀dá tí ọmọ ẹ̀dá ádámọ̀ gbọdọ̀ mọ̀ tó dẹ̀ gbọdọ̀ mú ojú tó dáadáa. Mo jẹ́ ẹnìkan tí mo nífẹ̀ẹ́ pé kí n máa tọ́jú àlàáfíà ara mi kí ó má ba lè di fíafía mọ́ mi ní ọwọ́. Ọlọ́run sì gbàdúrà fún mi dáadáa, ó fún mi ní aásìkí díẹ̀ tí mo fi ń manage ara mi, miì tọrọ jẹ, ìgbà míì sì wà lóòótọ́ tí owó ti máa ń tán ní ọwọ́ mi. Àmọ́ ó, mo máa ń ríi ní àrídájú pé mò ń ṣe n tó tọ́ àti tó yẹ. Mo ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ mi yìí mo fẹ́ fi ẹjọ́ rẹ̀ sùn ni. Àánú rẹ̀ ń ṣe mí, ó ń wo ago aláago ṣiṣẹ́, ó ń wo ohun tóníká t'ẹ́lòmíì ń ṣe, ó ń try láti mimic ẹni náà ní nǹkan míì tó jẹ́ pé ó lè má báa lára mu. For example nísìín, mo ní kó rí ẹ̀mí wa kọ́ iṣẹ́ mọṣẹ́ kó wá kọ́ iṣẹ́ n tí mò ń ṣe, kó wá máa ṣe cartoon b'émi náà ṣe fẹ́ máa ṣe cartoon yìí. Ó ní lá o, òun fẹ́ lọ maa lẹ́ẹ̀nì trading ni nítorí pé ẹni tó ń ṣe trading ni owó lọ́wọ́. Kò sì mọ̀ pé ohun t'óníkálukú jẹ́ tẹ́lẹ̀ ikùn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ibí tí oníkálukú tí ń rówó ti tíẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò mọ̀ 'yẹn. Àmọ́ dé, ó ṣáà ní dandan ǹ dandan láá o, ohun tóun fẹ́ kọ́ nìyẹn. Mo dẹ̀ sọ fún pé tọ̀, rọ ra, rọ ra, kí o sì máa gbọ́ àmọ̀ran. Ní ìjẹta ta jọ wà, nítorí nígbà náà òun ń gbọ́ ìròyìn láti ẹnu ọ̀rẹ́ òun pé tọ̀. Ìkankan wọn máa release news kan ní àná àbí ìjẹta. News náà ó lè move market, ó jẹ̀ le jẹ́ kí market lọlẹ̀. Nígbà tí ọ̀rẹ́ mi ra coin kan tan, news tí wọ́n release kó bá jẹ́ kí market wá lẹ̀. Eléyìí jẹ́ ìbànilọ́kàn jẹ fún ọ tọ́rí óunlo ń lose up to $45. Nígbà tí oun ti rí pé òun ti já $45 lohun tí kuro ń bẹ́. Meaning that gbogbo ohun to ń rí tẹ́lẹ̀ náà ló tún ti dà padà sínú market náà yìí. Kí Ọlọ́run kó fi àlùbáríkà sí gbogbo ǹkan tí a bá ń ṣe. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, èmi àlàáfíà ó jẹ́ mi lọ́gùn torí pé mo jẹ́ elétò ìlera ara. Ẹ dẹ̀ mọ̀ pé ètò ìlera ara àlàáfíà ló ṣe pàtàkì fún wọn jù. Tí o bá ti ní àlàáfíà, gbogbo ohun lo ti ní. Kò dàkọ mọ́lẹ̀ ṣẹ́ kan, kò mọ́ làpa kan, kò mọ́ lòjú kan. Àmọ́ tí iyì tó kù ní ara rẹ tó bá ti dúró déédéé, o ò ní wàhálà mọ́, o ò ní ìṣòro. Gbogbo eyi tó kù àmọ́ ni kìí ṣàrẹ̀ mọ́. Àwọn tó bá fi mu yan joko si ori bed àbí tó ń sùn sí ori bed ní hospital tí ò lè lanú jẹun, tí wọ́n páss pipe sí i lára tọ́rí pé wọ́n support mimi rẹ̀ ni, ìgbà náà là máa ń sọ pé aláafia ò si ní ara ẹni yìí mọ́. Kolorun lò dóòlà emi rẹ̀ lóku tí a máa bá gba àdúrà. So èmi o, mi ò ní ìṣòro kankan, mi ò ní wàhálà kankan, mo sì ní àlàáfíà tó péye ní ara mi. Mo sì ń tọ́jú ara mi, mò ń jẹun tó yẹ kí ń jẹun, mò ń mu tó yẹ kí ń mu. Mi ò sì jẹ́ kí wàhálà ibi ayé a dáadáa ilé ayé kó pọ̀ ju fún mi. Ah mo lọ sí àdúgbò kan ní ìjẹ́rìn. Àdúgbò yìí jẹ́ àwọn àdúgbò tí mi ò kí ń jẹ́ sí dáadáa. Àmọ́ mo máa ń rí àwọn èèyàn wa tí wọ́n máa ń gbé bẹ́ẹ̀. Àwọn ọmọ ilu wa pọ̀ ní àwọn àdúgbò yìí dáradara. Mo gbá ní tọ̀, èmi náà fẹ́ máa gbé ní inú àdúgbò yìí torí pé mọ́lẹ̀mọ́lẹ̀ ni púpọ̀ ǹkan bẹ́ẹ̀. Oúnjẹ rè kò ṣe wàhálà, omi rè kì í ṣe wàhálà. Ma bá ní, eh, àwọn àdúgbò tí mò ń sọ yìí o, ah kò sì n ti alè ṣe o. Kìníkìníkìní kan, màá need láti ra ibi kan ni. Ah mo wo pe eeló lẹ̀ rò pé mo ní lọ́wọ́. Owo tí mo ní lọ́wọ́ tẹ́lẹ̀, Ọlọ́run o ko ṣàánú mi ni. Àmiwo wà ní ara mi báyìí. Kí Ọlọ́run jẹ́ kí owó ǹkan bọ̀ padà sí ipò ni. Àmọ́ mo ti rí àpẹẹrẹ pé tọ́ Ọlọ́run ti gba àdúrà mi ní ọdún yìí, ǹkan ó bọ̀ padà sí ipò ní àgbára Ọlọ́run. Ọdún yìí ti bẹ̀rẹ̀ dáadáa, yóò sì parí dáadáa ju báyìí lọ kódà. Màá ti ní oríṣiríṣi ǹkan tó tún yàtọ̀ sí ohun tí mo ní ní ìsìn. Òkan mi ó ba lẹ̀, ayọ̀ mi ó sì kún. Mi ò sì ní ṣe jamba enìkan kan. Màá bá ònikaluku ló bí ó ṣe ń yẹ bá kí ń bá wòun lo ní. Mi ò ní bá won ronú àbí kí ń bá won wish anybody bad ní àgbára Ọlọ́run. Èmi naa o sì fi ọwọ́ mi sí ibi tí ó yẹ kí ọwọ́ mi ó mọ́ gbé. Màá sì fi ẹnu mi náà sí ibi tó yẹ kí ẹnu mi ó mọ́. So kí Ọlọ́run ṣà ṣàánú mi ni. Mo dẹ̀ ń dúró kí n tìẹ ẹ̀ bá wọn ṣe survey kan kí n rí bí ó ṣe ń rí. Lọ́otọ̀ kò wù emí kí èmi máa lọ sí ọjà káàkiri o. Àmọ́ ó wù mí kí n tìẹ rí bí wọ́n ṣe máa ń ṣe design bí a ṣe fẹ́ gba data ẹ̀, ta bá gba data tán. Bí wọ́n ṣe máa ń ṣe design bí wọ́n ṣe máa ń ṣe àwọn tí wọn, àwọn enumerations oríṣiríṣi. Mo ṣà tri àwọn application oríṣiríṣi náà tó wọ́n ta. Àmọ́dé, mi ò tíì apply boya kí ń de wa apply.

Ní na ara ẹni ṣe tí wá jẹ́. Kí ló dé tí màá se máa na ara mi? Èmi kì í na ara mi o nítorí pé mo ní orí pípé mo sì ní àlàáfíà ara tí ó ṣe dandan. Àbí kìnìtúmọ̀ ṣe o máa ń na ara rẹ, àbí ṣe o máa ń na ara? Bóyá ẹ mean pé bóyá mo máa ń na ara pé bóyá t'ara bá weak sára. Bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ pé yẹn ni, mo máa ń ṣe exercise púpọ̀ láti na ọ̀pá ẹ̀yín mi àti ọ̀pá ọrùn mi. Nítorí pé àwọn eléyìí wọ́n ṣe kókó fún ẹ̀yà ara mi àti àlàáfíà ara mi. Gbogbo ìgbà sì ni mo máa ń gbìyànjú láti stretch so that tí mo bá ń ṣe àwọn exercise yẹn, health mi a lè dà. Gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe náà, màá le máa ṣe easily. Kí Ọlọ́run ṣe àdúrà fún'ra wa ni. Ṣé mo pé kó easy láti máa rojọ fún five minutes. Mí o mọ pé ó lè tó tòyì tẹ́lẹ̀ kí n tó ti orun bọ kínni yi. Àmọ́ àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ báyìí, èmi náà ti mọ ẹjọ́ rírò kíákíá ṣe. Tẹ́lẹ̀ mo máa ń rojọ́ díẹ̀díẹ̀, àwọn èèyàn gan mọ́ wò pé bóyá ẹjọ́ mi ti pọ̀ jù. Ẹni kan gan sọ pè tọ́, "Ṣé Yusuf o ti fẹ́ fi ẹjọ́ pa yín níbi bàyìí àbí?" Háà, ò bá mi but, mi o kàn sọ̀rọ̀ ni. Mo rò pé so, ẹni yìí ń rími ní'rí ẹni tó máa ń rojọ́ jù. Èmi tó jẹ́ pé àwọn ènìyàn máa ń wò níwò pé mi ò kí ń rojọ́. Wọn mọ̀ wípé tí mo bá wà láàárín àwọn ènìyàn tí mo fẹ́ràn, mo máa ń ro ẹjọ́. Àmọ́ kò sí wàhálà. Mo sá ti kúrò nbẹ fún wọn. Ìta tí mo wà yí nìsìn náà, àwọn èèyàn o tún mọ wòó pé mo máa ń rojọ́. So mo ti rí pé màá ma gbé ẹnu mi dákẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá sì ti ń gbé ẹnu mi dákẹ́ ní gbogbo ìgbà, kò sí ẹnìkankan tí ó sọ fún mi pé bóyá mò ń ro ẹjọ́ àbi mi ò kí ń ro ẹjọ́. Àmọ́dé, òún tọ́, a sá n ṣe gbogbo ẹ̀ sí Ọlọ́run lọ́run kí Ọlọ́run ṣe àmì fún wa ni. So ó ní ìrírí kan tí mo fẹ́ ṣàlàyé tẹ́lẹ̀. Ọ̀rẹ́ mi kan ni, Temidayo ni orúkọ rẹ ń jẹ́. Nígbà tí ó kó tó wọ inú ilé ẹ̀kọ́ wa ni Unilag ni èmi àti rẹ̀ ti máa ń sọ̀rọ̀. Kódà à ń ṣe bí ẹni ń fẹ́ra ní ìgbà náà. Àmó ọmọdé ṣì ni wa. Then she was probably fifteen or sixteen nígbà tí ó rí admission wọ university. Ní ọdún náà lóhùn tí a ríra wa ta pàdé. A sọ̀rọ̀, a dówèéké, a lọ mọ́ ra wa, a ṣe gbogbo ẹ̀. Nígbà tí ó di pé ọmọ ń lọ, à, mo kiss ẹ̀, a dé, a dé, a dé túká. Ìgbà tó di ẹ̀ẹ̀kẹjì tó tún wá, a jowá ń'nú lé náà ni a jo n dówèéké, a jọ n ṣe gbogbo ẹ̀. A sá fi ọwọ́ jẹra wa ní ara. Ọmọ yìí ni ọmọ tí mo kọ́kọ́ rí tí gbogbo ara rẹ̀ tutù mini mini tí ó ń dà wá sí gbogbo ilẹ̀ ni. Mo bá ríi, mo bá ni, "Àá, kí ló ṣẹlẹ̀? Ìwọ mọ̀ ọ́n yìí, kí ló ṣe e?" Ló bá ni kò sí ǹkankan, ló sá ń gbọ̀n náani níjó náà. Ìbeẹ́rẹ́ tí ó bì mí ni pẹ̀ tọ́. Ṣé àsìkò ti tó náà ni ṣé mi wáa ní bá ṣé kìn, ṣé àsìkò ti tó fún mi láti bá òun sùn ni? Mo bá ni, "À, kó tá síkò, o ṣì kéré. Kọjú mọ́ ẹ̀kọ́ rẹ. À ti gbọdọ̀ máa ṣe irú nǹkan báun ní ìsìn." Mo sá fi jẹ́ kí ó lọ. Láti ìgbà náà, àbẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi ìjà. Mo padà wá rí pé ó dàbí pé ọmọ burúkú kan ní hostel rẹ̀ tó ń jẹ́ Jane. Ọmọ yìí ti fẹ́ kó bá ọmọ yìí, ọmọ yìí ti fẹ́ di ǹkan mọ́ wa ní ọwọ́. Mo feel pé Jane gan, bí ó ṣe sí online, tí ó jẹ́ popular gan online, bóyá ìtìju ló ń ṣe. Torí ó ní ẹ̀wà, ẹ̀wà yìí pọ̀. À fi tó bá jẹ́ pé bí ó ti wá kú nìkan ni ó kú. Ọlọ́run tẹ̀lé fún tó bá jẹ́ pé tí kú ni o. Àmọ́, ìgbà yen mo kọ́, mo rí ẹnìkan tó kọjú Jane yìí nínú school pé ó ti sọ òye ìyàwó tóun di lesbian. Mo bá ni, "Tọ́, bóyá ń t'ọ́mọ mi náà n ṣe ni?" Torí gbogbo ìgbà tí ń bá wọ inú ilé rẹ̀, ó ń rùn bí ìgbà pé ènìyàn ṣẹ̀ tọ́wọ́bọ́ ojú ara tán ni. Mo mọ̀ ń gbọ́. Mo máa ń wò pé à, ṣé ọmọ yìí wá lè máa ṣe báyìí? Mo bá confront, àti pé mo rí chat wọn tó ń sọ, ìsọkúsọ síra wọn. Mo bá confront pé ìyẹn ló mú wa táa fi jà ní ìgbà náà. A sá padà jà, táa túká. Ó padà lóhùn gan fé rí mi ní ojúkorojo. A sá ríra, a sọ̀rọ̀, a dé túká síbẹ̀. So láti ìgbà yẹn, a padà sọ̀rọ̀ mọ́. À fi tó wá di pé a dé final year la tún bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ padà. Nígbà tó wá lọ sí service ó so ìrírí tóùn rí nígbà tó ń lọ sí camp. Nibè tí ọkọ̀ àwọn armed bandit ti dà dúró, tí wọ́n kidnap òun, tí wọ́n sì bá òun ní àjọṣepọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí wọ́n release òun gan, òun need láti lọ sí ilé àyẹ̀wò ni tó ń gba òun kalẹ̀. Ìjọba gan ló bẹ̀rẹ̀ sí ń san owó flight tó ń, tó ń bá ń lọ sí PPA ní gbogbo oṣooṣù. So báyìí dé ni òun fi ṣe ṣe títí òun fi pari NYSC nígbà náà. Ọ̀rọ̀ yìí ó ká mi láyà. Mo wò pé à kílẹ̀lẹ̀ yìí yóò kayeefi nlá lẹ́lẹ̀yi. Àmọ́dé, mo mọ̀ pé àwọn tó ń bá sun ni wọ́n.

Ọjà tuntun o lè ṣe kó má jáde nítorí pé gbogbo ojoojúmọ́ ní oríṣìíríṣìí tuntun, ní oríṣìíríṣìí ìrorí tuntun ń jáde. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìriirí àti ìrorí àti ọgbọ́n tuntun sáyẹ́ǹsì tó ń jáde lò ń affect ọjà títí dé pé ọjà tuntun o lè ṣe kó má jáde ní gbogbo ìgbà. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tó jẹ́ advocate fún innovation àti new designs kí ó má jáde nítorí pé àwọn old designs yen ta bá le wá ọ̀nà láti fi reduce stress, torí reduction of stress oún ni new designs ṣe máa ń bá dé. Ó jẹ́ kóòkì tó jẹ́ pé tẹ́lẹ̀ a gbọdọ̀ fi eyín ṣe ni, tón bá wa ṣe èyí tó jẹ́ pé tẹ bá kan ti tẹ orí ẹ́ kékeré báyìí, yóò ṣe fún ra ẹ. Gbogbo àwọn nǹkan báun ni èmi mo ń fẹ́ràn, níto fi je pé ọjà tuntun to jáde èmi máa ń ní, èmi máa ń support ẹ̀ twenty-four seven ni. Nítorí pé tí mi ò bá support ẹ, kò sí nn tó fẹ́ fi show yìí pé ọ̀dọ́ ni mí àti pé mo mọ n to ṣẹlẹ̀ ní àwùjọ mi. Ewo ìgbà tí ẹ máa ń fi eyín ṣi kóòkì, ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ló lose eyín sí ìdí kóòkì nísisìí. Ẹ̀lòmíràn wá kò ní lose ẹ lẹ́sẹ̀kẹsẹ̀, àmọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ bá ṣe ń fi eyín ṣe ni eyín náà ò mọ̀ san. Tí èyin bá dẹ̀ tí ń san, ẹ mọ̀ pé agbárí ni ó wá connected mọ. Gbogbo agbárí èèyàn náà ò mọ̀ gba gan-an ran nítorí pé èèyàn ń fi eyín ṣi kóòkì. Àmọ́dé, ó yẹ kí wọ́n wá ṣe gbogbo oríṣìíríṣìí ìsọ̀ káàkiri tó wà safe ti. Ìwọ tó bá fẹ́ ra kóòkì àbo fẹ́ ra ǹkan kan tí wàá le mu, tí wà á lè san owó rẹ̀ fún ra ẹ láìsí pé bóyá ẹni kankan dúró tì ẹ níbẹ̀. Dispenser ni ó máa jẹ́. Sẹ wá rí ní ìlọrin wa yìí, mio rò pé irú rẹ̀ lè work in the sense that ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní ìlọrin nbí i ni wọ́n o niṣẹ́. Kò sí iṣẹ́ rárá, kódà tí ẹni bá rí iṣẹ́ thirty thousand àbí forty thousand gan-an, yóò bẹ̀ ẹ́ mọ́ ni ibi tí ó làgbàra dé. Bẹ́ẹ̀ ni purchasing power náà dẹ̀ low. So investment náà ó máa ń wo àwọn èèyàn púpọ̀ lára láti invest sí ìlú yìí, hun o sì mo idí tí ó fi rí bẹ́ẹ̀. Bóyá poverty rate ni ò, bóyá government ni ò fi àwọn infrastructure toyẹ́ kan fi sílẹ̀ síbẹ̀ ni o. Abí bóyá bí Nigeria ṣe rí generally ni yẹ tojẹ́ pé èkó nìkan ni ọrọ̀ ajé ti máa ń move. Àmọ́ tí ẹ bá dé gbogbo èmi ni àwọn ilẹ̀ Igbo náà, bí gbogbo ẹ̀ ṣè rí ni gbogbo àwọn ọmọbìnrin wọn ni wọ́n fẹ́ ṣe big girl tan àmọ́ kò ṣowó. Bí ò ṣe ṣowó náà dẹ́ ni òótun wa ṣe sí ọkùnrin báyìí ló fà tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń sá lé ọkùnrin tí wọ́n bá rí pé ó lè ti ọwọ́ bá pọ̀. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í, mo dẹ̀ ti sọ fún ọmọ yìí pé èmi kì í san owó fún obìnrin láti fi bá wọn sun. Wọn gbé wá fún mi ni, tí mò si ṣe, tí wọ́n sì tún fún mi ní ǹkan kan gan. So mo dẹ̀ ti jẹ́ kó yẹ wìí pé gbogbo ìrọrí rẹ̀ lórí mi pé bóyá màá fún un ní owó láti fi ṣe ohun tí mò ń fẹ́ ṣe yìí kò jọ níyálà kó even tun gbé óuńjẹ bọ láti ibi tí ó ti ń bọ̀. So àmọ́dé, mo sá mọ̀ pé, eh, nínú ọ̀kan tàbí èjì, ìkan padà ṣẹlẹ̀ náà ni, ká padà jàrà wá ní olè náà ni, mio sì ní fu ní ara títí, títí, títí tí ó fi ní òun ń lọ sí ilé ọkọ. Èmi náà ó ṣẹ̀ to wá fún lára pétọ̀. "Bayì, bayì, bayì bayì bayì" ni o, "èmi náà ó," so "kò mọ̀ bínu ni o, mo fẹ́ràn ẹ ni o, mo sì fẹ́ jále rẹ́ ni o, àmọn k'ọ̀lọ̀un dàrí jí mi o ko. So ní ìjẹta Chelsea àgbá ball, ball náà dẹ́ dùn dáadáa. Inu bí mi nítorí pé mo post sì status mi pé mo need ẹ́nití ó fún mi ní ọ̀nà ibi tí màá ti lè lọ̀ wo bọ́ọ̀lù náà ní ọ̀fẹ́ tí ó fi ní jà mí ní owó pọ̀ ju, nítorí pé mo ti ní data nílẹ́. Àwọn èèyàn bá drop faran tán ló bá di pé wọ́n score wá, wọ́n score wá lẹ́ẹ̀keji tí gan-an ni first half ló ti dàbí pe tọ̀ àti kọ̀, àti sign fún iyà kódà àwọn fans wá towà lórí field gan-an ni wọ́n ti ń mọ̀ already pé tọ́ wáhala láti wá ni èni yí bàyi. Àmọ́dé ìgbà tí Ọlọ́run gbé iṣẹ́ rẹ̀ dé mẹ́ta lowọ́le pàpọ̀ lẹ́ẹ̀kan náà, ó di ǹ di mẹ́ta. Nígbà tí a máa wo score line, ìgbà tí èmi máa wo score line láàárọ̀ tí mo rí 1-2 tí mo mọ̀ pé wọ́n ti gba red card, mo wí pé "àáà, báwo ló ṣe ṣẹlẹ̀?" Red card yìí ló jẹ́ kí a lè rí bí equalize wọn ni àbí kí ló ṣẹlẹ̀ ìgbà tí mo wo iyà agò tó ń wo, tó ń gba red card náà mo rí pé game ti parí gan-an àti ẹ̀ tí score gbogbo goal wá tán. Mowa wò pe "àáà, kí ló wáa ṣẹlẹ̀ nínú game yìí?" Mo bá sáré lọ sí orí TikTok láti lọ wo highlight, mo bá rí highlight náà, mo so much gbádùn rẹ̀. Awon ibi tí mo gbádùn jù ni ibi tí Sanchez ti ń sọ fún àwọn fans wí pé kí wọ́n mọ̀ worry action ní five minutes. Ìyẹn ló dùn mí jù ló sì dùn.

Gẹ́gẹ́ bí ẹni tó ti ń ṣiṣẹ́ tipẹ́ tó sì ti ní oríṣiríṣi ìrírí nípa iṣẹ́ ṣíṣe, mi ò kí dààmú ara mi púpọ̀ ní orí iṣẹ́. Ó yálà, ó pọ̀ ni àbí ó kéré nítorí pé gbogbo iṣẹ́ tó bá wà ní orí tábìlì mi, òun ni mo ti máa allot time fún. Mi ò kí ń jẹ́ kí iṣẹ́ pọ̀ jọjọ ti ó máa wá di pé bóyá mi ò ní rí ọwọ́ fi bá àwọn mi. Mo máa ń jẹ́ kó jẹ́ pé tọ́, tó bá jẹ́ pé iṣẹ́ mẹ́wàá ló wà lórí tábìlì mi ni tí mo sì mọ̀ pé eight hours péré ni mo ní lẹ́nu iṣẹ́ ní ọjọ́ náà, tọ́ dẹ̀ tọ́ dẹ̀ pọ̀n-ún nínú lọ́jọ́ fún mi pé kí n ṣiṣẹ́ lára gbogbo ẹ̀. Màá allot time fún ìkọ̀ọ̀kan ni, màá divide eight by ten. Màá sọ pé tọ́, for every iṣẹ́ tí mo fẹ́ ṣe, forty, forty minutes ni màá lò ní orí ìkọ̀ọ̀kan wọn. So bẹ́ẹ̀ yẹn ni mo sì máa ń ṣe tí màá fi rí pé iṣẹ́ ò ní kònídi tí màá máa gbé lọ lé nítorí pé mo ní ìtọ́jú fún mental health mi púpọ̀. Mo máa ń fẹ́ kí n maintain, balance mi, kí n sọ̀rọ̀ bí èèyàn gbọdọ̀ ṣe sọ̀rọ̀, kí n jẹ fáájì bóye kí n jẹ fáájì. Kó má di pé màá wá kó iṣẹ́ lé aya púpọ̀ jù to the point pé mi ò wá ní wúlò fún ara mi tí mo bá dé ilé. So fún ìdí èyí, mo máa ń rí ní, mo máa ń rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń rí i ṣe pé màá rí àdí dájú pé tọ́ mo ti allot time fún ohun tí mò ń ṣe ní ọwọ́ tí n bá dẹ̀ ti allot time fún. Màá rí pé tọ́ mo ṣe iṣẹ́ náà bí òṣèye kí n ṣe. Irú eleyi tí mò ń ṣe yìí nísìnyí, mo ti ń try láti record for the past two, three, four hours. Láti ago méjì mo ti jí ago mẹ́fà lo ti lò yìí which is three hours. So network, battery àti sending time, ìyẹn náà ti take almost an hour ní ọwọ́ mi which is not bad. Nítorí pé díẹ̀ díẹ̀ ni èmi ni mo mọ ohun tí mò ń lé. Gbogbo ohun táwọn náà dé ṣe, wọ́n ṣe pé kí a lè bá má lè record too much per day. Èmi náà ò dé, mi ò fi ṣe ìbínú nítorí èmi náà ni mo mọ̀, ohun ti èmi náà ń lé. Mo dẹ̀ rí pé tọ́ bí mo ṣe ń ṣe yìí nísìnyí, ó ti ń jẹ́ kí ó rọrùn fún mi. At least mò ń rí, mo ti fẹ́ rí bí two hours recording. Mo ti wà ní top two hundred plus. By the time tí a bá máa fi record títí ọ̀la sí ọ̀tunla, màá wà ní top hundred which is my target. Mo dẹ̀ fẹ́ kó jẹ́ pé mo wà nínú àwọn best recorder for the year so kí n lè bá ní multiplications tí ó pọ̀. Wọ́n dè ń ṣe níṣe yìí pé tọ́ àwa tí bá tún mú SLC dá ní àwa máa jẹ́ kí a lè gba reward tó ju títí ta wọn tó kù lọ. Mo dẹ̀ rí pé it's a fine initiative láti fi boost price SLC sókè náà ni kìí ṣe pé bóyá ǹkan mi náà tún wà nínú ibẹ̀. Àmọ́ tí oríṣiríṣi orí náà bá tún wà níbẹ̀, mo wà available láti take ẹ. But then káṣà máa wò. Mo wish pé bí mo ṣe ń dúró record yìí, ó máa make sense torí pé mò ń gbádùn rẹ̀ gidigidi báyìí ju bí mo ṣe wà tẹ́lẹ̀ lọ. Àwọn tẹ́lẹ̀ ń mú ara ró mi àti ọrùn àti èèyàn mi ró mi. Àmọ́ dídúró yìí ó ṣe mí dáadáa. Ìyẹn tí àríwó ò bá sí. Tí àwọn ọmọ bá dẹ ti lọ sí ilé ìwé ní ìsìn, a tún jẹ́ kó rọrùn. Bóyá nígbà tí mo bá dé, màá record one hour tó kù kí n tó lọ ibi iṣẹ́ or kí n sọ́ di ìrọ̀lẹ́ nígbà tí mo bá dé. Àmọ́ ohun tó máa fi rọ mí lọ́rùn jù ni pé kí n tie tí record lárẹ kí n tó lọ sí ibi iṣẹ́ so that by the time tí mo bá ma fi dé láti ibi iṣẹ́ díẹ̀ tó kù, màá kàn wá parí rẹ̀ ni. So iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tí mo rí pé ó da, àmọ́ ó wù mí kí wọ́n increase iye tí à ń gbà torí àwọn other recording studios, recording agents, àwọn companies tó kú, owó tó máa ń fi sí kí ni recording wọn ó ga ju báyìí lọ especially for professional recordings and image, identification. Tí a bá ń identify image pé tọ́ yéyé yìí báyìí báyìí báyìí ni ó rí. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, mò ń ṣe oríṣiríṣi ìgbìyànjú ṣá láti improve life mi. Mo dẹ̀ rí pé àwọn ìgbìyànjú mi wọ́n ń bọ́ sí ipò, kì í ṣe pé mo kàn ń ṣe ní asán. Mo dẹ̀ ń try, àwọn èèyàn náà dẹ̀ ń ríi lára mi pé tọ́ èèyàn ni mí, mo sì ń gbìyànjú tó pọ̀. Gbogbo àwọn tó bá fẹ́ mú mi ní ọ̀tá bóyá wọ́n mú mi sọ́kàn, gbogbo wọn pátá náà ń padà di ọ̀rẹ́. Although àwọn èèyàn, màá ń sọ fún wọn pé kò da kí n mọ àwọn tí mo máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún torí kì í ṣe gbogbo èèyàn ni èèyàn gbọdọ̀ máa sọ ọ̀rọ̀ fún. But then sha improvement is what i am after in my life. Tí Ọlọ́run bá yẹ ti ṣe ìyẹn fún mi, kò sí ohun tí màá mọ bí ẹni ké kan jásí in as much as pé mi ò wá síwájú ẹ̀ láti wá tọrọ oúnjẹ àárọ̀ àbí tó sàn. Ìwọ náà má de ìtọ́ mi, má de wa wàhálà mi, kò sí ẹṣin.

Àworà wọ̀ lójú Témi o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o. Ewò lọ pọ̀ jù ninu. Èmi ò rí àwo ràwọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ọmọ ọmọ́luàbí gbọ̀dọ̀ máa ń ṣe. Èmi rò pé olùpúrò ni óò pọ̀ jù nínu won, nítorí pé púpọ̀ ninú àwọn tí wọ́n ni awọn wo ìràwọ́, àwọn ẹlòmí. Kí ló dé tì e wo ìràwọ́ ti yin kẹ tọ́jú ara yin kẹ mọ ibi tí àìsíkí yín fi si. Ó fi jẹ́ pé títí tẹ lòmí ní ẹ̀ maa ríwò. So gbogbo eléyìí ló máa ń kó sí mi lórí tí èmi fi máa ń wo pé, òwò òpúrò ni awọ́n ará ibí yì ibi ti woń ò tì jẹ́ náà ní wọ́n wa àwọn victim fún ara wọn ni. Sèbí ọ̀sẹ̀ kan sí ìsinyí àbí ọ̀sẹ̀ méjì, ọ̀un ni ìyá kan sọ pé òun ò lé àwo ràwọ̀ tó ń wà ní ilé tó oún lọ, nítorí pé kó tó wá sí ilé tó oún kó tó wá gba ilé, ó sọ fún oun pé òun ni ibi tí òun ti ń ṣiṣẹ́ ni. Àmọ́ ìgbà tó yá, lóun discover pé kò ní ibi bí ó ti ń ṣiṣẹ́, iṣẹ́ àwo iràwọ̀ ní ń ṣe. Púpọ̀ ninú àwọn àwo ràwọ̀ yìí síi ni, kò yẹ kó jẹ́ iṣẹ́ tí ènìyàn ó jókòó pé òun ò ní ṣiṣẹ́ mi. Eeyan kàn n mu ra e ṣere ní asá odọ̀ọ̀ temi àti pé ẹ̀bùn tí Ọlọ́run bá fún ènìyàn ni. Àmọ́ gbogbo àwọn tí wọ́n jókòó tì, púpọ̀ ninú wọn won kì í ṣẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n lọ kọ́ iṣẹ́ ni. Èlòmí síi ni, Ọlọ́run ò ní fún wo. Àmọ́ yóò mọ̀ tánra rẹ̀ pé òun ò rí irán, tí ó ṣe rí irán, tó si ń tan àwọn tó wà n wájú rẹ̀ ni. Oun tó ti gbọ́ lẹ́nu wọn náà ni yóò sọ fún wọ̀n pé wọ́n ń ṣe òun. Tẹ bá sì sọ fún wọ̀n pé ṣe bí ẹ mọ iràwọ̀ ròò, ẹ jókòó, bí mo ṣe jókòó yi, ẹ wò mí dáadáa, ki ẹ wò pé tọ. Kíni ó ń bá mi déwájú yín gan gan. Kí ǹ tí ẹ tó sọ̀rọ̀ rárá, loyẹ ki ẹ tí mo iyẹn, àmo ìrọ̀ ni. Wọn ò ní lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ ninú wọn ò lè ṣe. Àwọn mìí ní agbára o. Àwọn àwo ràwọ̀ gidi gidi wà o ní orílẹ̀ ayé o. Àmọ́ wọ́n kò púpọ̀ mọ́ nítorí òpúrò ti pọ̀ jù o. Kódà, àwọn tí wọ́n ní gidi lọ́wọ́, wọ́n kì í gbéra wọn síta. Anyhow, ìkọ̀kọ̀ kan ibi ìkọ̀kọ̀ ni wọ́n wà. Ẹni tó bá mọ̀ wọ́n, nìkan náà ni ó rí wọn tọ̀ lọ. Nítorí pé agbára àwo ràwọ̀ náà kì í ṣe agbára tó kéré, kì sií ṣe agbára tó fẹ́ràn ariwo. Nitorí ìràwọ̀ wíwò gan. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ ní ọjọ́ iwájú, wọ́n nígbà náà ó máa ń dí ọ̀jọ́ orí ẹni ku ni. So ṣe irú nǹkan báun wà ni eeyàn gbọdọ̀ máa ṣe ní gbogbo ìgbà. So àmọ́ dé, to, mo ti sọ̀rọ̀ nípa ìrà wọ̀ púpọ̀. Mo nidí láti sọ̀rọ̀ nípa owo níní. Tí mo ṣe wà yìí, silencii tí mò ń ṣe yìí, mo fẹ́ rí pé mo ṣe three three hours fún ọjọ́ mẹ́wàá kó lé ra wọn. Tí n bá rí 300 láti ọ̀nà yẹn. Náà 300 tí mo fẹ́ rí yìí kì í ṣe pé bọ́yà mo fẹ́ náà jẹun. Mo fẹ́ fi san owó ibíiṣẹ́ tí mo jẹ ni. Gbese tí mo dẹ̀ jẹ, oní window ni mo fẹ́ san. Kí n mọ̀ pé àwọn yìí tó kù ọrùn mi fúnra mi ló wà. Ìgbà tí n bá ní tọ́rọ́, mà á nà. Ìgbà tí n bá ní kọ́bọ̀, mà á nà síi. So kí ilé náà lè bà á máa move díẹ̀díẹ̀. Náà tí n bá san owó 500k ti mo jẹ enì yen tán, tí mo tún wqa rí 500k mìí jọ́, bọ́yà mo tún ṣe ọjọ́ mẹ́wàá mii àbí 12 days léra wọn, tí mo tún ṣee bẹ́ẹ̀, mo wà so sure pé ìyẹn yóò cover wipé bọ́yà mo fẹ́ kó ilẹ̀ wọlé ní ò àti pé tí plumber àti, àwọn tán ṣe ètò iná, tí wọ́n bá wá, àwọn náà ó lè wá ṣe iṣẹ́ wọn. Tí wọ́n bá dẹ̀ ti ṣe iṣẹ́ wọn tán, kí n maa dá, owó sìmẹ́ǹtì jọ́ ni yóò kù báun. So ìyẹn, Ọlọ́run ṣì ní jẹ́ kó fi kó rọ̀ kó, Ọlọ́run ṣì jẹ́ kó rọ̀mi ní ọrùn láti ṣe. Mo ń rí àwọn nǹkan báyii ṣe dáadáa. So àmọ́ mo fẹ́ pa ọkàn mi pọ̀ sójú kan kí n mọ ibi tí mo wà, kí n dè mọ ibi tí mò ń lọ. Kò má dà bí wipé mo pa iṣẹ́ ilé mì tí mi ò fọwọ́ kan. So lẹ́nu kan dé, mà á bẹ̀rẹ̀ sí ń gbiyanju láti ṣe gbogbo ntí mo plan fúnra mi láti ṣe ní first quarter of year yìí. Mà á rí pé mo ṣe. Mo ti rí pé tọ̀, mo tún ti join ajọ pé tọ̀, kí n mọ̀ ba sọnù pẹ̀lú owó dídá tórí tọ́kàn mi bá ti wá, pé mo ná owó sí ibi kan. Mi ò kì í sábà ronú straight. Mo máa ń ronú sí ojú kan ni. Mi o kìi rántí pé tọ̀, ilé wà ń bẹ̀ o, á jẹun, á mu, eléyìí wà ń bẹ̀ ò. Mi ò sábà ronú báun. So dé, mo ṣáá ti, mo ti rí pé ó make sense ṣa. Mo ṣáá ti lọ sí, gbogbo àwọn ibi tó yẹ kí n lọ. Mo ti bá wọ́n jẹ ti n bá sọ̀rọ̀ sọ̀rọ̀. So ohun tó wà lọ́kàn mi báyìí ni pé kí n san 500k mo iyẹn as fast as possible. Mà á dé rí pé mo san. Àmọ́ ní eníyi sọ́lá, mà ákọ́.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kì í ṣe ètò tó ní agbára púpọ̀ nítorí pé mi ò ń dá ara mi ní àmú tó pọ̀. Dan yẹ́nyẹ́n tí n bá ti di pé bóyá ọ̀sẹ̀ ti parí, mo lè fẹ́ bóyá mo ní nǹkan kan àbí nǹkan méjì láti ṣe. Mi kì í dààmú ara mi púpọ̀. Mo máa ń kàn, ó depend lórí bí ìparí ọ̀sẹ̀ yẹn bá ṣe rí. Ìgbà míì wà tó jẹ́ pé bóyá, ẹ, a lè ní wedding ní ìparí ọ̀sẹ̀ yẹn, so ètò mi ó máa dá lé lórí ọ̀rọ̀ ìyàwó yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé bóyá kò sí wedding kankan, bóyá a kan ní àwọn ìpàdé ránpẹ́ kọ̀ọ̀kan ni, mo máa lọ sí ibi ìpàdé. Àmọ́ tó bá jẹ́ pé kò sí àwọn kankan tó jẹ pe ó lè dè mi mọ́lẹ̀ pé bóyá wedding ni o àbí ìpàdé ni o, ẹ, weekend mi púpọ̀, ọ̀pọ̀pọ̀ nínú rẹ̀ mo máa ń fi wà ní ilé ni. Tí bá ti jí làárọ̀, màá lọ sí mọ́sálásí, màá kírun. Tí n bá sì ti kírun tán, next thing tí màá ṣe ni pé kí n bọ́ síta kí n jọ́ọ̀gì. Mo lè jọ́ọ̀gì bíi mẹ́ẹ̀lì mẹ́ta, mẹ́ẹ̀lì mẹ́rin, mẹ́ẹ̀lì márùn-ún. Tó bá ti wá rẹ̀ ni, màá gbabẹ̀ lọ sí gym. Màá lọ sinmi sí gym. Ibi gym yẹn màá ṣe weight lifting díẹ̀ àbí nǹkan kan tó sábà máa jẹ́ kí gbogbo muscle mi kó tún jáde dáadáa. So tí n bá ti wá kúrò ní gym yẹn, màá padà máa bọ̀ wá sílé. Tí n bá dẹ̀ ti délé, màá wẹ̀. Tí n bá wá wẹ̀ tán, màá sinmi díẹ̀. Màá ti mú nǹkan nínú fridge tí mo lè jẹ. Mo ti máa ń ní bí àwọn èso àbí àwọn nkankan tí ó ṣe é jẹ kalẹ̀ níbẹ̀. Tí n bá ti jẹ́ ta ra mi bá ti wá, tí n bá ti sinmi díẹ̀, màá bọ́ sínú kitchen, yàrá ìdáná, màá dá iná. Tí n bá ti dá iná tí mo fẹ́ dá tán, màá wá gbéra mi, màá bọ́ síta bóyá bíi corridor mi. Mo lè máa kawe, mo dẹ̀ lè máa wo TV náà ní parlour. Ìgbà míì sì ni orí ìntánẹ́ẹ̀tì ni màá wà, tí màá ti máa ka oríṣìíríṣìí ọ̀rọ̀ tí àwọn ènìyàn kọ síbẹ̀. So tí n bá dẹ̀ ti ṣe gbogbo eléyìí tán ní weekend yẹn, ó wa depend, ó lè jẹ́ weekend tí bọ́ọ̀lù bá wà. Tó bá jẹ́ pé bọ́ọ̀lù wà ní weekend yẹn, màá lọ wo bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo lè lọ sílé àwọn ọ̀rẹ́ mi lọ wòó àbí kí n lọ view centre. Èmi náà sì lè jókòó se inú ilé mi kí n máa wòó fún ara mi torí mo ní ìntánẹ́ẹ̀tì 24/7 tí mo lè fi stream bọ́ọ̀lù náà. So gbogbo eléyìí ni èmi náà ti rí ìrírí lórí tí mo dẹ̀ ti mọ̀ ní ipa. So tó bá dẹ̀ ti di pé weekend mi ó ti ń round up, tó bá di Saturday mi ti ń round up bẹ́ẹ̀ yẹn, tó bá ti ń di pé à ń bọ́ sí Sunday, ọ̀pọ̀lọpọ̀ Sunday mi mo máa ń fi fọ aṣọ, màá fi túnlé ṣe, màá nu ilẹ̀, màá nu ilé, màá dá iná, màá ṣe gbogbo ẹ̀, as against Saturday. Tó bá dẹ̀ ti di ìrọ̀lẹ́, mo lè pe ìkan nínú àwọn ọmọbìnrin mi pé kó wá, kó wá bá mi ṣeré díẹ̀ kí a lè bá ara wa ṣeré títí di alẹ́ tóun fi mọ lọ sí ilé. Tó bá dẹ̀ jẹ́ pé bóyá mi ò fẹ́ gbé ọmọ wá ilé, mo dẹ̀ ní pé kí n lọ síta, kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi ṣeré. A ní àwọn club oríṣiríṣi ibi ta tí mọ ń pàdé, táa ti jẹun, táa ti mu, táa ti sọ̀rọ̀, táa ti fún rawa ní ọ̀rọ̀ ìṣìtí, táa ti jẹ́ ká, táa ti jẹ́ kí ara wa mọ̀ gbogbo ohun tí àwọn ẹgbẹ́ wa tó kù níta, táwọn náà ń ṣe tí wọ́n tún fi ń rí owó níìsín. So gbogbo yẹn ni gbogbo wa máa ń bá ara wa sọ̀, la máa ń fi ṣe ọ̀rọ̀ ìṣìtí fún ara wa. Títí, títí, títí, títí. So mo máa ń really rí rírì, mo dẹ̀ máa ń rí ìgbádùn pé kí, kí n wà láàárín àwọn èyàn mi tí wọ́n ní òye, tí wọ́n ní ìmọ̀ ní ipa oríṣìíríṣìí nǹkan torí tó bá ti di ìparí ọ̀sẹ̀, òun náà lè, ẹ lè jókòó, lẹ lè bá ara yín sọ àwọn ọ̀rọ̀ báhun. Kódà ọ̀pọ̀lọpọ̀ meeting tó máa ń sọní dìí olówó rọ̀bọ̀róbó tó máa ń jẹ́ kí èyàn ní àwọn connection tó máa ń jẹ́ kí èyàn mọ àwọn èyàn ńlá ńlá. Òpin ọ̀sẹ̀ ni a máa ń sábà fi ìpàdé sí torí láàárín ọ̀sẹ̀, ohun tí ẹ̀ ń jẹ lọ́wọ́ yẹn, òun lẹ̀ mọ̀ mójútó. Bó jẹ́ iṣẹ́ ni, bó jẹ́ okoòwò ni, bó jẹ́ supply lẹ ń ṣe lọ́wọ́ ni, ẹ fẹ́ mójútó gbogbo ẹ̀ ní àárín ọ̀sẹ̀. So that tó bá di òpin ọ̀sẹ̀, ẹ fi àwọn ọ̀rọ̀ àti àwọn ìpàdé oríṣìíríṣìí tó jẹ́ pé wọ́n jẹ́ informal ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́. Àwọn òpin ọ̀sẹ̀ ni púpọ̀ nínú wa máa ń fi sí kí a lè bá rí bí sọ̀rọ̀ ká free pẹ̀lú ara wa dáadáa. So èmi, mi ì dààmú ara mi púpọ̀ lórí gbogbo àwọn nǹkan báhun. Ó máa ń jẹ́ kí òpin ọ̀sẹ̀ mi kí n gbádùn rẹ̀, kí n rí ìlò rẹ̀, kí n rí ìwúlò rẹ̀, kí n rí pẹ́ tọ́. Mo jẹ ìgbádùn rẹ̀. Ǹíjọ́ tí mo bá fẹ́ gbádùn, bi mo bá fẹ́ wà nílé nìkan, màá dá wà nílé nìkan. Màá ti ra gbogbo nǹkan tí mo níìdì bò jẹ́ drink ènìyàn ẹlẹ́rìí dòdò ni, bó jẹ́ ọsàn ni, èso ni, gbogbo nǹkan tí mo bá fẹ́ lò pátápátá ní òpin ọ̀sẹ̀ yẹn fúnra mi ni màá ti ra kalẹ̀ sí ilé.

Iṣẹ́ ìtagbangba jẹ́ irú iṣẹ́ tí mo yàn ní àyo. Bo tiẹ́ jẹ́ pé àwa tí a máa ń wọ suit àti tie kò pé fún wa nítorí ooru tí ó máa ń mú. Àmọ́ tó bá jẹ́ pé ibi tí màá ti máa ṣe iṣẹ́ kò ní sí ooru púpọ̀, bóyá mo lè jókòó sí abẹ́ ibòji kan àbí ibi tó jẹ́ pé bóyá amúnútutù wà, mo lè ṣe iṣẹ́ ìtagbangba láti èní títí di ọ̀la tí kò ní sí wàhálà kankan. Èmi tó jẹ́ pé mo fẹ́ràn kí máa gbá bọ́ọ̀lù, kí máa lọ fún exercise, kí máa ṣe oríṣìíríṣìí campaign káàkiri. Ṣé èmi yẹn ni mi wá ní fẹ́ràn kí máa ṣe iṣẹ́ ìtagbangba? Kò sí bí ẹ̀dá ṣe lè ní agbára tó ti bo ṣe lè ní òye tó iṣẹ́ ìtagbangba máa ń wu gbogbo wàṣẹ ni. So èmi gẹ́gẹ́ bí ẹni kan mo tún dá oko rí. So èmi máa ń fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Mo rántí ní ìgbà kan, ọ̀gá mi kan máa ń sọ fún mi pé orí ìrin, orí títì bẹ́ òun gan gan ni owó wà. Ẹni tó bá ti mọ̀ pé òun tó gbàǹgbá sùn lọ́yẹ́, tó mọ̀ pé òun lè mọ̀ rin ní orí títì. Ẹ̀níyàn n nìkan náà ni ó lè rí owó ribiribi nítorí pé ìdí iṣẹ́ ìtagbangba, òun ni àwọn agbèrò tí wọ́n máa ń ní ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì nílùú, ìtagbangba ni wọ́n ti ń rí owó wọn. Iṣẹ́ agbèrò gangan ò sí nínú ọ́fíísì orí títì, orí irin ni o wà. So oríṣìíríṣìí iṣẹ́ ìtagbangba ló wà, kódà ó dé bí orí àwọn tí wọ́n ń ṣe POS. Tẹ bá rí àwọn tó ń ṣe POS náà, ẹ rí pé iṣẹ́ ìtagbangba ni wọ́n ń ṣe. So à gẹ́gẹ́ bí eléyìí ló jẹ́ kí èmi náà ni pé ìgbà náà, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Tí mo bá lè rí èèyàn la mi lóye àbí tọ́ mi sọ́nà ní iṣẹ́ nínú iṣẹ́ ìtagbangba kankan, yóò wù mí lọ́pọ̀lọ́pọ̀ láti join láti máa ṣe. Àmọ́ ṣá o, kò ní sí wàhálà kankan láti ọ̀dọ̀ títè mi wá nítorí pé èmi gan gan olólùfẹ́ iṣẹ́ ìtagbangba ni mo jẹ́. So mo ti ń gbìyànjú lóríṣìíríṣìí ọ̀nà láti jẹ́ kó jẹ́ wipé iṣẹ́ mi kò ní jẹ́ iṣẹ́ inú ilé lásán, màá lè máa bọ́ sí ìta ní ìgbà mí. Nítorí kẹeyan máa ṣiṣẹ́ ní ọ́fíísì ní gbogbo ìgbà kì í jẹ́ kí àlàáfíà ara kó tó ye ní ara, èèyàn ò ní ṣe, èèyàn ò ní gbádùn ayé ara ẹ̀. Àmọ́ tó bá ń ṣiṣẹ́ ní ìta, wà á rí ìgbádùn ayé jẹ, wà á rí ọlá, wà á rí ọ̀rọ̀ ilé ayé, wà á rí jẹ. So te bá gbé mi lọ sí ibi tí màá ti máa ṣe iṣẹ́ ìtagbangba, inú mi ó dùn, àyò mi náà ó sì kùn, inú gbogbo àwọn ẹni tí a bá jọ wà náà yóò sì dùn. So kó lọ̀run kó ṣe àánú fún wa ni, kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ore àti ọ̀pọ̀lọpọ̀ inú dídùn fún gbogbo wa ni. So wọ́n ní pé àwọn á gbé mi lọ sí livestock láti bóyá bí ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ àbí ọ̀sẹ̀ méjì sí ìsìn àbí oṣù kan sí ìsìn. Ìgbà kú ìgbà tí kò bá ṣàjẹ́, inú mi á dùn láti lọ sí ibẹ̀ in as much as pé wọ́n ní àwọn programs àti pé, àti pé àwọn other benefits náà wà ní ibẹ̀. So kó má tún wá lọ dàbí títí HMB tí a ò rí nǹkan kan fi ẹnu gbá. So and mo dè mọ̀ pé àwọn sharks náà wà ní other ministries táwọn náà màá ti máa fojú sun ibẹ̀ wò kí èmi àti àwọn olórí ibú tí a jọ pín ká tẹ́lẹ̀ ká tun máa wa dí pé a tún wá jọ pàdé ní livestock. Àmọ́dé o, kò ní sí irú familarity ti a ní tẹ́lẹ̀, kò ní sí mọ́ ní ìsìn. Nítorí pé wọ́n ti ju sí Mọ́sálásí, wọ́n ò sì lè rí ẹni bá wọn kó o. So àmọ́ èmi dé, èmi gẹ́gẹ́ bí ẹni kan màá gbìyànjú lọ́pọ̀lọ́pọ̀ láti ṣe gbogbo nǹkan tí ó yẹ kí èmi ṣe kí gbogbo ẹ́ lè lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Ǹtó jẹ́ kí n máa record audio yìí nísinsìnyí ni pé gbogbo ilé dá àwọn olórí rè gbogbo nìkan ni ó wà nílé báyìí. Àfi òpónu kan tí ó jókòó síta tí kì i ki yàn, òun nìkan ni mo mọ̀ ní olórí ibú tí ó kù ní inú ilé yi. Àmọ́dé Ọlọ́run yóò bá wa yọ, ori yoo bá wa rọ́ ọkàn, e yóò sì bá wa fi ìlà kái si ni orí. Yóò jẹ́ kó mọ̀ pé àwọn èèyàn máa ń lọ sí ibi iṣẹ́. Ẹni tó bá sì wà nílé náà yóò lè máa ṣe iṣẹ́ torí irú rẹ̀ nísinyí kò lè ṣe iṣẹ́ kankan ju kó gbé kótẹ́ ìdí rẹ̀ lọ kí wọ́n sì bọ̀ kí wọ́n do.

Kò sí ẹ̀dà tí wọ́n bí nínú obìnrin kan tí ó máa rí inú tí kò ní bí. In as much as tó bá jẹ́ pé ohun tó ń bínú sí ó wà legit. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tó jẹ́ pé mo máa ń bínú tó bá jẹ́ ohun tó yẹ kí n bínú sí ni. Àmọ́ tó bá jẹ́ nǹkan tí mo lè wò pẹ̀ tọ́ kò yẹ kí n máa bínú sí irú nǹkan báyìí. Kíákíá ni màá ti gbé ọkàn mi kúrò ni bẹ́ẹ̀ nítorí pé mo fẹ́ràn mental health mi. Mi ò fẹ́ kí nǹkan dà mí láàmú bí i ohun tí màá máa rò ní àrọ̀jú. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe ìyè ìrírí wí pé kí n má bínú sí kíni i nítorí pé kò wọ̀rthí ẹ ní ojú mi. So gẹ́gẹ́ bí ẹ omọ̀ edá adàmọ̀ tí mo jẹ́, àwọn àsìkò kan wà tí mo máa ń bínú, àmọ́ àwọn àsìkò kan wà tí mi ò kí bínú. Fún àpẹẹrẹ, ó ní ọjọ́ kan ní ọdún 2019, àwọn sójà mo apply fún short service as a-- as an officer pé mo fẹ́ di officer ní army. Wọ́n wá ní kí n maa bọ̀ wá sí Kaduna pé àwọn ti mú mi pé kí n wá bẹ̀rẹ̀ training. So ibi training ni mo lọ. Ló bá di wípé, à wàhálà ṣẹlẹ̀ ló di wípé, mo wà nu mọ́tò ni mi n ti ẹ̀ tìdè Kaduna náà. A dé Niger I think, a dé Niger náà ni ni àwọn side súlèjà yẹn àti fẹ́-- àti sá fẹ́ máa sún mọ́ Abuja. Ni ọlọ́kọ̀ wa bá ní òun rí èrò kan pé òun fẹ́ gbé. Ah! Mo bá ní òdà, kò sí wàhálà. Gbe sínú ọkọ̀ jẹ́ ká lọ. Ẹni náà bá jokò sí ẹ̀gbẹ́ mi. À ṣé! Fulani, Fulani ni ẹni náà. À ṣé! Ó máa ń ní motion sickness. Ah! Èmi dè ní, ó ya o wá yẹ kó sọ fún mi pé òun máa ń ní motion sickness o. Wípé kí òun wá jokò sí ojú window tí nítorí bí òun oorùn epo òun máa ma gbọ́, ó sì máa ń gbé òun ní èébì, kò bá sọ ǹkan kan. Ọkọ̀ sá ń lọ, a sá ń lọ. Mo sá rí pé ara ń re, ó ń ṣe bákan. Mo sá ń wò pé a á kí ló wá ń ṣe ẹni yìí? Afilẹ̀ lẹ́kan náà ló bá di gbri i i ló bá bì sínú nylon. Mo bá wò pé a á kíni gbogbo elé yìí? Ó sá sọ pé kí n má bínú. Ni arin kan la bá rí ibi tí wọ́n ti ń ta ọsàn wẹ́wẹ́ rà àti àwọn kíni, kíni kan báyìí táwọn Hausa máa ń ta inú igo báyìí tó máa ń jo ni lọ́fun. Ó sá à ra wìpẹ́ tọ́, òun ò mú kí èébì lè bá a fi lọ. Tọ́, mo sá dàke, mo sá wò pé tọ́. Maa sá rí ibi tí kíni yìí ó padà já sí ní èní yii. Ọkọ̀ náà bá sá tún continue láti máa lọ. Kò pé e, èébì mi bá tún gbé elé yìí ó wá fẹ́ bì sí ojú window mọ́tò. Wípé kó-- kó òun wọ̀ ní nylon mọ́. Instead of kó wá sọ fún mi pé òun fẹ́ bì sí ojú window mọ́tò, kó ṣe try láti gbé ẹnu ẹ sí ojú window báyìí gbogbo èébì bá fọ́n sí mi lójú. Ah! Ọjọ́ yẹn mi nle mi n mo ohun tí mo lẹ́ ṣe. Inú ṣe run mi, mo sì wò pé ah irú kí léleyìí báyìí iwo oloun. Àmọ́dé mo sá lọ, eh Kaduna lọ́jọ́ náà. Mo sá nu ojú mi nù, mo sá ń sọ fún pé tọ́ kó rọra, kó pẹ̀lẹ́, kó pẹ̀lẹ́ torí ohun tó ń ṣe e kì í ṣe pé ohun tí ó lè dà dúró ni. Eh ọlá pé kí rin irin inu mọ́tò ni gbogbo ìgbà ni. So ó dẹ yẹ kó ti wá ní òògùn tí a lò kó ti ẹ tó wọnú ọkọ̀ rárá, tó jẹ́ pé tó bá ṣe wọnú ọkọ̀ ni a sùn lọ ní o. So that kò ní lè ní motion sickness yẹn. Nítorí ni jọ́ kan náà ò ti ṣe ẹ̀gbọ́n mi náà ri tá ń jo bọ̀ láti Èkó tá ń bọ̀ wá sí boya ile ni tabí ilọrin mi ti e rántí. Mo sá mọ̀ pé a jọ travel ní ìgbà náà ni. Ọ̀nà lá wa tí ó ti ń bì gbru gbru káàkiri. Mo sá wò pé a a kí wà ní gbogbo elé yìí, èmi ò ní gbogbo nǹkan báyìí mi dè bá ẹni tí nwo ti-- mo le mi bá yàn wá nu mọ́tò tí ó máa ní motion sickness rí. So mo máa ń gbọ́ páwọn èèyàn máa ń ní àmọ́ mi ò rí rí fún ra mi títí tí ọmọ Fulani yẹn àti títí tẹ gbọ́n mi. Àwọn ni ó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ lóòótọ́ kíni náà máa ń da àwọn èèyàn láàmú lọ́pọ̀ tí èmi ò sì mọ̀ rárá. So eh ọ̀rọ̀ ilé inúbíbíi nínú ọkọ̀, èmi ò ká kúrò ǹnkan tí ó gbòdò ní agbára tó jẹ́ kó jẹ́ pé ǹkan tí a máa ń bíi nínú jọ̀jọ̀ jọ. Rárá, èmi kan máa ń rí pé tọ́. Eh gbogbo ohun tí èèyàn bá bá ní ọkọ̀, àṣíere ni ó pọ̀ ju ń bẹ́ẹ̀. Tí èèyàn bá ní kí ẹ̀ mọ wùwà bí kí ẹ̀ mọ ṣe bó bá ṣe wù yàn, kò ní fi bẹ́ẹ̀ dára tó nítorí kí wà ní ẹ̀kọ́ tí àwọn omo tó wà nínú ọkọ̀ tí wọ́n kọ́ ni ara èèyàn. Ṣé ọlọ́kọ̀ ni màá ní mo ń bínú sí ni? Àbí ẹni tẹ̀mí mọ́lẹ̀ inú ọkọ̀? Àbí ẹni tó gbọ̀mọ́ pọn?

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Èmi gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́, lóòótọ́ mo máa ń gba oríyìn púpọ̀ oríṣiríṣi. Kódà lenìí àwọn ọ̀gá mi ń sọ fún mi pé a, wọ́n á rí i pé iṣẹ́ mi, iṣẹ́ gidi ni pé mo máa ń gbìyànjú ní ẹnu iṣẹ́ níbi tí, tí wọ́n bá post mi sí. Nítorí náà àwọn ò fẹ́ kó jẹ́ pé ibi tí màá lọ tí mi ò tí ì ní rí nǹkan kan ṣe ni àwọn á post mi lọ. Inú mi sì dùn, àyò mi kún, mo bá ni ó dá, kò sí wàhálà. Màá gbìyànjú láti ṣe dáadáa ní ibi tí mò ń lọ. So àwọn oríyìn dẹ́pọ̀ tí mo ti gba, sẹ́yìn sẹ́yìn tí mo ti ṣe àwọn iṣẹ́ tí mo ti ṣe gan. Sẹ́yìn sẹ́yìn tó jẹ́ pé ohun gíga ni ó ń di owó fún ọ́fíìsì, táwọn ará ọ́fíìsì wa náà dẹ fẹ́ran. So èmi gẹ́gẹ́ bí ẹni kan mi kì í fi bẹ́ẹ̀ fẹ́ jẹ kí wọ́n máa yàn mí lórí iṣẹ́ tí ń bá ṣe torí mo máa ń rò wípé iṣẹ́ tí mò ń ṣe yìí, òun náà ni wón ń san owó rẹ̀ fún mi. So tí ń bá ṣe, tí ń bá ṣe dáa, dọ̀, pé ó nọ́mà kí wọ́n yàn náà. Àmọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan, mo máa ń wọ̀ pé kò fi bẹ́ẹ̀ ní ìwúlò tí ó bá ti ṣí pé bóyá ẹ ni ìtọ̀ gba owó yóò, iṣẹ́ tó ṣe, a ní ká compensate rẹ̀ fún ni. Ẹ̀hẹ́n. Àbí gba kọ́kọ́rọ́ mọ́tò yóò, àbí gba nǹkan báyìí, àbí nǹkan wọ́n. So tí ó bá ti ṣí, èmi ò ní wàhálà kankan tí mo ready láti bá ẹni kankan wọ̀ àbí ìtàkurọ̀sọ kan tí mo ready láti bá ẹni kankan sọ. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, màá jókòó sí ibikíbi tí mo bá wà ní. Tẹ bá fẹ́ yàn mi, ẹ lè mú ẹ̀mí mí ní ẹ̀mí, kò sí ohun tó kàn mi. Nǹkan tí ẹ̀ ka lè sọ nípa mi ni pé boyà mo ṣe nǹkan burúkú sí yín àbí mo ṣe jàmbá kankan fún yín. Kò kọ̀, ẹ lè rí mi kí mo wà ní ìdí àbúrú sí ẹni kankan. Àmọ́ báyìí nísinsìnyí tí wọ́n ti wá gbé mi lọ sí ibòmí, màá wo iṣẹ́ tí ó wà lẹ́wọ̀, màá wo pé tọ́. Ṣé kò ṣe pé bóyá iṣẹ́ tí mi ò ní lè sá níbi iṣẹ́ ni torí nísinsìnyí báyìí ó ti fẹ́ wà ninú ẹ̀jẹ̀ ni pé kí n máa sá á ní ẹnu iṣẹ́. Àmọ́dé mi ò kí ń fẹ́ rẹ̀, àmọ́ kí Ọlọ́run ṣá á nù mí kó ṣe owó fún mi, kó ṣe ọlá fún mi kí n lè bá máa lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà ní ojojúmọ́. Ko dá tí mi ò lè máa sá á ní ibi iṣẹ́ torí ẹ̀ mọ̀ tí n bá ti ní owó inú tèmi máa ń dùn, ó má ń jẹ́ kí n lè máa lọ ibi iṣẹ́. Àbí tó bá jẹ́ pé tọ́, mo mọ̀ pé màá rí iná lò. Màá, mi ò ní lè jẹ pé boya mo ń charge àwọn nnkan kan bí mò ń dáamu ara mi lórí nǹkan kan, àbí bóyá kí n lọ ra power bank tí ẹ tẹ̀ẹ́ ṣẹ̀ ṣe àbí a tẹ̀ẹ́ ṣẹ̀ ṣe, 110 náà wọ́n ń tà. Tí mo bá lè tún ra ìyẹn, yóò tún din wàhálà mi kótóri tí mo bá lè charge full, màá mọ̀ pé constantly màá máa ní iná. Kò sọ́rọ̀ pé bóyá battery low àbí nǹkan kan mi kú tí mo bá wà ní ọ́fíìsì náà, màá lè ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe. Bóyá ohun tí màá fọkàn mi sí nìyẹn tí wọ́n bá post mi lọ síbẹ̀, tí mo bá ti gba owó mi ní ọwọ́ salary tí ó yàtọ̀ sí eléyìí tí mo fẹ́ gba yìí, màá kàn mú lára rẹ̀, màá dẹ́ fi ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe, tótọ́ tó yẹ kí n ṣe. So màá gbìyànjú ẹ̀, màá, màá yẹ̀ ẹ́ wò, màá rí pé mò ń ṣe bó ṣe yẹ kí n ṣe wò. Boya kí n ra kíní 110 ni wọ́n ń pè é. So ó dọ̀lẹ̀ gbé e system, ó lè gbé oríṣiríṣi nǹkan. So tí mo bá lọ sí ọ́fíìsì nìkan ni màá kàn mú ọmọ mi lọ sí ọ́fíìsì lọ fi charge níbi tí ó bá jẹ́ pé iná wọn kò ń ṣe nǹkan tó stable. Tó bá jẹ́ pé iná wọn stable, mi ò ní ní ìlò rẹ̀. Rárá níyẹn. Àmọ́ kó sì tàbí sì kò, màá rà àwọn ẹ̀yàn tí ó mọ̀ bá mi lò náà ni problem tó wà bẹ́ẹ̀. But since tó jẹ́ pé 100k náà ni tọ́ kì ń ṣe ohun tí yóò ga ju ara lọ tí àwa sọ pé bóyá mi ò lè ṣe. So and 100k tí bá ní mo fẹ́ dedicate hour of recording mi fún ìjọ́ méjì sí mẹ́ta náà ni yóò tó láti fi ra. So Ọlọ́run ò ń ṣe, mo lè gba lérò pé recording tí mo ń ṣe lọ́wọ́ yìí ó máa make sense. So gbígba oríyìn bó ṣe máa ń wù mí jù kí n fi gba oríyìn. Ohun ni pé kí ẹ fún mi ní owó, kí ẹ sọ pé tọ́, gba iye báyìí o, kó lọ máa fi ṣe ìgbádùn ara ẹ. Ẹ̀hẹ́n. Ìyẹn gangan ni oríyìn ni gbígba. Àmọ́ wípé àwa ṣe ìgbádùn ara wa, ìwà ń dà mi ní àmúẹ̀dà, ẹ̀ ń ṣe, bó ṣe ò we ni. Èmi ò ní, èyí sì ṣe yín kò máa kàn mọ wòoyí nírọ̀run ni. So wọ́n tètè sọ fún mi pé ọ̀gá mi á máa be victimize mi ní ọ́fíìsì tọ̀. Torí rẹ̀ ni ó fi ní bí à kí wọ́n bá mi wá ibi tí yóò dà mí.

Arẹwà ọkùnrin ni mí, ọkùnrin tó dúró dáadáa, tó dùn ri moyan Ọkùnrin tí àwọn obìnrin máa ń bí, tí wọ́n máa fi yangàn láwùjọ pé ọ̀rẹ́ mi ni ẹni yìí àbí olólùfẹ́ mi ni. Kí ló wa dé tí mi ò fi ní máa wọ nǹkan ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ ǹkan ara àwọn ǹkan tí èèyàn máa fi ń ṣe ẹ̀wà sí ara. Ara àwọn ǹkan, ẹ̀, ẹ̀ṣọ́ jẹ́ ǹkan tí èèyàn máa fi ń bu ẹ̀wà púpọ̀ sí ara rẹ̀. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń gbádùn ǹkan ẹ̀ṣọ́ ní ara lóríṣiríṣi bí ago, bí chain orún, bí earpiece ní etí ara àwọn ǹkan ẹ̀ṣọ́ ni àti aṣọ tí ó bá da. Mo rántí ní ọjọ́ kan tí ẹnìkan lọ sí ibìkan, mò ń gbọ́ ìròyìn náà ni ní orí rédíò mi. Wọ́n sọ fún mi pé obìnrin kan ó wá ṣẹ̀ lọ sí ibìkan ló bá wọ ohun ẹ̀ṣọ́ tó ní agbára. Ní ìfin ni ó ibi tó ti jókòó ni ọ̀gá abẹ́ wọlé ló ní tọ̀, "Ẹ káṣán máa wọ, ẹ jọ̀ wò." Ọ ní pé ẹnìkan tí ó ń wá iṣẹ́, pé ó jókòó sí ibi báyìí láti ẹ̀ẹ̀kan. Ìye náà bá a ní à, "Èmi náà ni." Ọ bá a ní à, "Ẹ̀yin ni, ẹ̀yin lẹ́wọ́ á dúró ohun ẹ̀ṣọ́ báyìí láti wá ṣe iṣẹ́ bí, ẹ dẹ̀ sure pé ẹ máa lè ṣiṣẹ́." Ẹ bí ó ní à, "Mo lè ṣiṣẹ́, kò sí ǹkan kan tó máa ṣẹlẹ̀." Ọ ní à, "Irọ́ o, èmi rò pé ẹ lè ṣiṣẹ́ ń bí o." Ẹ rí bí ohun ẹ̀ṣọ́ bí, bí ó ṣe jẹ́ kí ẹni náà rí iṣẹ́ gbà ni ẹ̀. Ìdí tí mo fi sọ ẹlẹ́yìí ni pé èèyàn gbọdọ̀ máa lo làákàyè rẹ̀ náà tí ó bá ń wá iṣẹ́. O gbọdọ̀ máa lo làákàyè ní ìgbà tí wàá lo ohun ẹ̀ṣọ́ torí ìgbà mí ì, àwọn ohun ẹ̀ṣọ́ míì máa ń polówó èèyàn síta ni. Ó sì máa ń sọ oríṣiríṣi ǹkan tí kò yẹ kó máa sọ nípa èèyàn. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń mọ ìgbà tó yẹ kí n lo ohun ẹ̀ṣọ́ àti ìgbà tí kò yẹ kí n lo ohun ẹ̀ṣọ́. Ìgbà mí ì wà, mo máa ń farabalẹ̀ máa tone down ìmúra mi purposely láti má ba fa oríṣiríṣi ojú sí mi ní ara. Kì í ṣe pé bóyá mo ní ìfẹ́ sí pé kí ǹkan dáwà, àmọ́ ìyẹn tó máa ń fa tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ ni pé mo máa ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti rí wí pé mi ò dá àbùkù bá ara mi àbí mo ṣe ní ṣe tí máa wà oppressive sí àwọn èèyàn. Mo máa ń fẹ́ kí ǹkan kan rí reggae tí àwọn èèyàn rí lára mi kí wọ́n fẹ́ràn rẹ̀ kó dẹ́ tí wọ́n á rí reggae nínú mi lára. Kó jẹ́ pé àwọn èèyàn ò ní wò níwò pé bóyá mò ń ṣe làulàù ojú. Àwọn èèyàn sì níwò pé bóyá ìyẹn tí mo wọ̀ kò da. So wọ́n á wò ó ní ojú wí pé a, ó wà òkè pé ó wà manageable like ǹkan tí ó sá à ní fa ìfami ìfa àbí ǹkan tí a máa fi gàbù ẹni yìí lówó ju mi lọ rárá. So ohun ẹ̀ṣọ́ gbọdọ̀ jẹ́ ǹkan tí ó máa wà moderate mọ́ èèyàn ní ara. Ǹkan tí ò ní dà mú èèyàn tí èèyàn sì rí lò ní àlò pẹpẹ́pẹ́. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo wò ó pé tọ́, tí Ọlọ́run bá lè ṣe, tí Ọlọ́run bá lè ṣe owó fún mi, màá rí ní àrídájú wí pé mo ra àwọn ohun ẹ̀ṣọ́ bí gold pamọ́ fún mi àti fún ọmọ mi. Màá tọ́jú ẹ̀ ní ìtọ́jú wí pé kò ní fẹ́ sí èèyàn tí yóò mọ̀ pé kìnìún náà wà, àfi èmi àti mọ̀mọ́ rẹ̀ kó lè bá rí lò ní ọjọ́ iwájú. Léṣin báyìí wọ́n ní price gold pé ó ń wálẹ̀. Nǹkan kò le ṣe kó máa wálẹ̀ nítorí pé, ẹ́, ọjà ni ó máa ń lọ sókè, ó máa ń wálẹ̀ nígbà méèyì ó fọ. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo wò ó pé tọ́, tí èèyàn bá rí bí a bi four, five, six million, tí èèyàn bá lè fi ra gold pamọ́ fún ọmọ kó wá di bí erù ìgbà tí ó bá fẹ́ ṣe ìyàwó rẹ̀ kí èèyàn wá mú gold náà dálé pé tọ́. Gold yìí mo rà á fún ọ ní ọdún báì báì bá yìí sẹ́yìn nítorí tó bá fẹ́ ṣe ìyàwó ni. Mo sì rà á fún ọ, tó bá ti fi ṣe ìyàwó tán, ó ní àá tà á kó fi mọ́ fi ṣe ǹkan tí ó bá wù ọ́ láti fi ṣe. Tó bá sì wù ọ́ náà pé kó tọ́jú àbí kó ra ṣe ni màá ra ṣe lọ. Àmọ́ àwọn ilé yìí ò hárà nítorí pé bá rí lò ní ìsín àti bóyá ní ọdẹ iwájú tí ìwọ náà bá fẹ́ lo gold rẹ ni. So gbogbo àwọn ǹkan báyìí ni èmi máa ń ní ìfẹ́ sí ni mo sì máa ń fẹ́ràn kí ń mọ tó rí ọ̀run ara mi bọ̀ bó ní gbogbo ìgbà àti nígbà tí mo bá rí opportunity láti ṣe irú rẹ̀.

Ẹgbẹ́ Chelsea ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ nítorí wípé láti kékeré ni mo ti ń wo bọ́ọ̀lù Chelsea. Chelsea jẹ́ ẹgbẹ́ tí ó dára púpọ̀, tí ó wà very motivating. Kódà tí ẹ bá rí wa ní gbogbo Nàìjíríà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni ó ń support Chelsea. Àwọn tí wọ́n ò support Chelsea gan-an, wọ́n máa ń bẹ̀rù Chelsea ni nítorí wípé ẹgbẹ́ Chelsea a buru gan-an, a dáa bàjẹ́. Láti year two thousand and five ni mo ti ń wo bọ́ọ̀lù Chelsea, but títí tó fi pé ọdún mẹ́wàá nísìín yìí, ogún ọdún nísìín yìí gan-an sef ni ká pèé, ni mo ti ń wo bọ́ọ̀lù Chelsea torí ó ti pé ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n. Táa ti ń support Chelsea, but kí Ọlọ́run kó ṣàánú wa ni. Ìdí tí mo fi fẹ́ràn ẹgbẹ́ ball-- onídárayá yìí kò ju wípé wọ́n wà motivating. Wọ́n máa ń ní ìmọ̀ra, wọn kì í ṣe bálabála. Tí a bá ti di pé a fẹ́ gbé cup kan báyìí, a máa rán ko ko wọn mọ̀ ni pé a fẹ́ gbé e ni. Kódà ọ̀pọ̀ ńnú fámílì mi Chelsea lọ́n ń support nítorí pé gbogbo wa pátá la máa ń wo bọ́ọ̀lù àti máa ń wo bọ́ọ̀lù Chelsea dáadáa. Nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ń support Chelsea nígbà yẹn, Mourinho àti Drogba ni mo kọ́kọ́ fẹ́ràn. Although òun kọ́ ni ẹgbẹ́ football tí mo kọ́kọ́ ń support o. Arsenal ni mo kọ́kọ́ máa ń support. Ìlọrin náà dẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń hate Arsenal nígbà náà lọ́hùn-ún Tí a bá lọ wo bọ́ọ̀lù Arsenal gbogbo ìgbà, wọ́n máa ń ná wa wálé ni. Atá, mo wà wòó pé tọ́ọ̀ Ìgbà tí mo ti è fi support Arsenal nígbà yẹn torí tí Walcott ni, torí mo like Walcott gan-an láàárín kan ńgbà yẹn. But ìgbà tó yá mo ní no, jẹ́ n padà lọ sí Chelsea nítorí Chelsea òun ni ẹgbẹ́ àwa winners. Ẹni tó bá ń support Chelsea, èèyàn tó bá ń win ni nítorí àwa tí a bá ń wo bọ́ọ̀lù Chelsea kò sí bó ṣe fẹ́ rí. Wa gbé cup kan sára ni. Bó tí ó jẹ́ pé bí ọdún méje ni àbí mẹ́ta lo ti support Chelsea, wa rí pé hù, hù, wọ́n á gbé cup kan sára ni. So, ẹmọ́ mi kan, ẹmọ́ fò yá. Kódà lé ìgi ọdún yìí, èmi ò tí rò pé a lè gbé torí gbogbo àwọn tó wà níwájú wa, mo mọ̀ pé kò sí bó ṣe fẹ́ rí. Point tí wọ́n fi ń là, táa fi ń là wa kò tíì ju twelve lọ. So, ìyẹn dẹ̀ ní ó sì easy láti bọ́ tò. That is just four league matches. So gbogbo ìyẹn èmi ò ká kún ohun tí àwọn èèyàn ò lè fi ìdí rẹ mi lé lórí especially Arsenal tó bá yá níìsín, ẹ ká ò rí pé Arsenal tún bẹ̀rẹ̀ sí ń gbá ìgbàkúgbà ni. Before you know it, wọ́n ti tún bọ́ tò league yẹn. Kódà ó lè padà jẹ́ Man Utd àbí Liverpool ni yóò padà wá gbé league yẹn mọ́ wọn lọ́wọ́. So, ehn, ẹgbẹ́ tí mo fẹ́ràn jù ni Chelsea. Ìdí tí mo lè fi fẹ́ràn rẹ̀ kò ju wípé tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù, wọ́n máa ń fi gbogbo iṣan àti agbára wọn gbá. Wọn máa ń wà motivated especially tí ó bá di pé a fẹ́ gbá cup. Ẹni náà wo Euro club world cup tí a gbá kọjá yìí, gbogbo àwọn èèyàn ni wọ́n ti write wa off against opponent wa tí wọ́n ti rò pé a, a lè ṣe nǹkan kan. Àmọ́ ìgbà tó yá ń kọ́, àwa là jáwọ́ olùborí. Kódà àti first half ni a ti parí bọ́ọ̀lù torí 3-0 là ti fún wọn láti first half. Ìgbà tí ó di second half báyìí mọ, a ti fún wọn ní 2-0 ní first half I think. 3-0 gan ni ní first half. Ìgbà tí wọ́n bá fi di second half báyìí, 0-0 là gbá fún second half yẹn. Tia dẹ̀ gbá cup wa. Kódà President Amẹ́ríkà gan gbórí yìn fún Chelsea níjọ́ náà pé "hù, hù, wọn ti sọ pé team yìí won máa ń gbá bọ́ọ̀lù tọkàntọkàn" ni òun dè bá bẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí àwa yí ṣe team tó yán lẹ́rọ̀ sẹ́yìn. Ojú mi báyìí là ṣe gbá cup alákọ̀ọ́kọ̀, Champions League ojú mi náà là ṣe gbá ilẹ̀ kejì, ojú mi náà dẹ̀ là ṣe gbá-- ọ̀pọ̀lọpọ̀ síi tí a di world-- the most world decorated team that we are presently. A continue láti máa prove sáwọn èèyàn pé Chelsea òun ni best club tí gbogbo èèyàn tí gbọ́dọ̀ máa support. So, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mi ò dára, èmi là mú láti máa wá club mi káàkiri torí Chelsea nìkan gan ó ti tó mi lọ́tọ̀. So, èní yìí báyìí nísìíyí a tún máa máa ṣe ìgbáradì fún Arsenal ní ọ̀la. Mo dẹ̀ ní hope pé a lè na àwọn kan mọ́ ilé wọn tí a bá ti lè fún wọn níbi 2-0 kó lè bọ́ sí penalty. Ká sì fi penalty, ká sì tú ká ní ọ̀la nìkan náà wọ́n ní àná fọ́ lójú. Torí Arsenal wọ́n ti gbé mọ́ púpọ̀ síwájú, a sì gbọ́dọ̀ rí pé a tie bo orí wọn ní ọ̀la káàkiri.

Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀. Ìdí tí mo dè fi máa ń ya àwòrán púpọ̀ ni wípé mo máa ń like kí n máa keep good memories of my past. Ẹ̀dẹ̀ mọ̀ pé àwòrán yíyà ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn keep memory dáadáa. Mo ya àwòrán ní àti kékeré kódà mo ní àwòrán ìgbà tí mo wà ní both primary school, secondary school and university level láti fi lè monitor progress mi. Ẹ̀yin náà wò ó, nígbà tí mo upload profile picture mi the other day, ìgbà tí mo ya àwòrán yẹn secondary school ni mo wà. Nǹkan tó fi dá kí èèyàn máa ya àwòrán nìyẹn. Ní ìgbà yẹn gan bí i ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rin or ẹgbẹ̀rún méjì ó lé márùn-ún ni bí a ṣe ń wọ secondary school gan ni, ni mo ya àwòrán yẹn ní ọdún náà lọ́hùn. So mo máa ń ya àwòrán dáadáa kódà kì í ṣe àkọ́kọ́, kì í ṣe kejì, kì í ṣe kẹta ọdún ni mo ti ṣe àwòrán. Ìǹkan ẹyo kan tí mi ò kan like ni pé kí n máa fi àwòrán kọ́ ilé mi ká. Mi ò fi bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ nínú kí a máa fi àwòrán kọ́ ilé ká nítorí wípé, fí fi àwòrán kọ́ ilé ká èmi ò kí ń fẹ́ràn rẹ̀. Àwọn àwòrán tó bá ti pẹ́ ojú wọn kì í jẹ́ kí ilé, ó máa ń jẹ́ kí ilé look old ni whereas ilé náà jẹ́mọ́, ilé náà ti pẹ́ but then tí èèyàn bá ti ń wo àwòrán yẹn pé a, àwòrán yìí ọdún mẹ́wàá sẹ́yìn ni wọ́n ti ya àbí ọdún márùn-ún sẹ́yìn ni wọ́n ti ya, yóò mọ̀ ọ́ pé kódà bí i pé ilé náà o ti gbó, àwọn èèyàn sì ni mọ̀ pé bí i ilé tuntun ni. Kì í ṣe pé ilé gbọ́ àwòrán ni ó gbó. So oríṣiríṣi camera ni wọ́n ti dákàlẹ̀ nísiyin tí àwọn èèyàn fi ń ya àwọn àwòrán tó lè ke ń kà. Èmi náà sì wà nínú àwọn èèyàn tó ní fóònù tí ó gba afẹ́ jù lọ ní ìgboro. iPhone ni fóònù tí àwọn èèyàn máa ń fi ya ka-ka-camera máa ń fi ya àwòrán tí ó da jù nítorí pé camera rẹ̀ ó jẹ́ kan náà àwọn camera tí ó gbayì jù ní àwùjọ àwọ́n tí wọ́n ya àwòrán pẹ̀lú fóònù. Èmi náà sì fẹ́ràn kí n máa lo camera mi ya fọ́tò àmọ́dé. Èmi kì í like kí n máa gbé ara mi sí olú ayélujára. Mo lè ya fọ́tò ara mi sórí fóònù mi tí màá edit, tì máa rí pé ó rẹwà dáadáa. Àmọ́ kí wá máa gbé sí orí ayélujára ó jẹ́ ǹkan tí ó má ń ní mí lára torí mo kì í fẹ́ bí àwọn èèyàn ṣe máa ń dáa comment bò àwòrán tó bá jẹ́ tìtì tèmi àbí tí àwọn èèyàn yóò wá máa tọ́jú fọ́tò mi pamọ́ tí wọ́n wá máa ní àwọn ò mọ̀ fi hàn àwọn ọ̀rẹ́ àwọn àbí ǹkan. So gbogbo yìí yẹn ni èmi mò ń sá fún ló fa tí mi fi kì í fẹ́ fi àwòrán mi hàn àwọn èèyàn púpọ̀ nítorí pé mo mọ ìríra mi gẹ́gẹ́ bí ìkan náà àwọn ọkùnrin tí ó rẹwà jù. So ní ọjọ́ kìíní àná tí mo lọ ya, tí mo sanwó fún àwọn èèyàn pé kí wọ́n wá ya àwòrán oríṣiríṣi fún mi nígbà tí mo fẹ́ ṣe ìgbéyàwó, wọ́n ṣe bí pé kí gbogbo nǹkan kó máa lọ bí ó ṣe lọ. Wọ́n ṣe gbogbo album mi, wọ́n release ẹ, gbogbo ẹ sá lọ lẹ́nu kan dé. Mo sá rí frame bí i márùn-ún gbà tó jẹ́ frame tó jẹ́ pé méjì péré náà ni ó jẹ́ tìtì ti ìyàwó. Album tó yẹ kí wọ́n ṣe fún wa, a rí kánkán gbà nínú fọ́tò album kódà ọ̀pọ̀lọpọ̀ nínú fọ́tò tí a ya ni a rí àfi àwọn yìí tó jẹ́ kókó tó jẹ́ tìtì wa. Àwọn fọ́tò ibi tí àwọn òbí wa ti bá wa ya fọ́tò a rí kánkán, a rí kódà kí Ọlọ́run ṣàánú fún wa ni. Nígbà tí ó ṣe pé à ń ṣe ìyàwó sára tó wá di kí èèyàn o rí fọ́tò ibi tí àwọn òbí wa ti wà pẹ̀lú wa. Àmọ́dé ni ẹni tí mo kàn sá mọ̀ ni pé, eh, ká ní pé àwọn tó ń ya fọ́tò pẹ̀lú fóònù wọ́n ti wà ni tí wọ́n ti sọ́ di iṣẹ́ gan gan. Àwọn èèyàn ìbá jẹ́ kí ìgbé ayé rọrùn. Ọ̀rẹ́ mi kan náà lament lélè ni pé òun san three hundred and fifty thousand fún photographer wedding òun. Gbogbo fọ́tò tó lóhun ya pàtà orí upload ni ó upload ẹ sí. Kò jẹ́ kí òun rí hardcover, pé ó ṣe album sè tà kó ṣe. So bí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ayàwòrán bí wọ́n ṣe ń ṣe bálabàla ní ìsinsìnyí, mo lè ti pinnu lọ́kàn mi pé ìgbàkígbà tí n bá rí ààyè màá update skill mi pẹ̀lú àwòrán yíyà so that mi ò ní ní di àwọn ayàwòrán lọ́tọ̀ láti máa bá mi ya àwòrán kankan mọ́. Màá máa ya ǹkan mi fúnra mi. Ẹni tó gba iṣẹ́ mi nígbà náà ó ti pa iṣẹ́ ayàwòrán tí ò kó ṣe mọ́ bí án torí pé kò pé ni àbí bóyá nítorí ìjò iwa burúkú tí ó wà lọ́wọ́ títí e.

Mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbéni sí òkè. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni pé ó máa ń jẹ́ kí ìdààmú ẹni kí ó dínkù. Ẹ mọ̀ kí ẹ̀yin máa lọ sí òkè tí ó ga soso, tó ga gidigidi gan. Tí ẹ̀yin bá lo ẹ̀rọ ìgbéni sí òkè, ó máa jẹ́ kí ìrìnàjò ẹ dá kí ó dínkù ni. Ẹ mọ̀, ó kàn rí bí ọmọ tí wọ́n ṣẹ̀ bí tó jẹ́ ọmọ jòjòló tí kò mọ ibi tí a ń dori kan tó wá, tán wá bè sí ibi, ẹ, àwọn òbí tí wọ́n ní owó tó jẹ́ wípé láti kékeré rẹ̀ ni wọ́n ti fi òbítìbíti owó sí ní àkáǹtì pé tó bá pé ogójì ọdún àbí kó pé ogún ọdún ni kí wọ́n kó owó náà lée ní ọwọ́ kó máa fi ṣe òkú wọn. Eléyìí, ẹ̀rọ ìgbéni sókè ńlá ni fún ọmọ yìí nítorí pé nígbà tí àwọn tó kú rẹ̀ tán bá jọ ń jáde ilé ẹ̀kọ́ yunifásítì, òun ti ní àtẹ̀gùn, òun ti ní ẹ̀rọ ìgbéni sókè tí ó gbée ga ju àwọn tó kú rẹ̀ lọ ní àìpé ọjọ́. Nítorí náà gbogbo ibi tí mo bá lọ tó bá ti jẹ́ wípé wọ́n ní ẹ̀rọ ìgbéni sókè, mo máa ń sáré síi ni nítorí wípé the next thing tí mi, mo máa nílò láti ṣe tí ń bá lo ẹ̀rọ ìgbéni sókè ni pé kí n lọ fi ẹsẹ̀ mi kí n máa gun staircase ní kọ̀ọ̀kan lọ sí òkè tí ìyẹn ò sì ní jẹ́ nǹkan tí mo fẹ́ ràn. So ní ẹnu kande, mo bá ní tọọ̀, kò sí wàhálà o. Màá ma lo ẹ̀rọ ìgbéni sókè ní gbogbo ìgbà tí mo bá ti ní àǹfàní ní àti lò. So ẹ̀rọ ìgbéni sókè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan tí mo bá rí àǹfàní àti lò. Ó máa ń jẹ́ kí ìnira èèyàn kí ó dínkù. Mo rántí ní ọdún kan lọ́hùn nígbà tí mo wà ní Èkó ní àwọn ẹbí kan lọ wá ra ọjà púpọ̀ ní inú mall tí èmí náà wà. Wọ́n ra ọjà náà ó ṣe gidi, ó ṣe gidi gidi, ó pọ̀ gan. Wọ́n bá ń gbé ọjà náà lọ sí nylonu ní oríṣiríṣi ni wọ́n bá wọn di ọjà náà sí. Láti òkè ni ọkọ bá ní à, òun ṣe obìnrin tòun, obìnrin ni mọ́ ń lo ẹ̀rọ ìgbéni sókè láti máa fi bọ́lẹ̀ àbí lọ sókè ní, níbi mall. Ìyàwó rẹ̀ ṣà kò ìwọ̀nba yìí tí òun lè kó ló bá kó lọ sí ìsàlẹ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbéni sókè. Ọkọ bá ní rárá o, òun ní dándán, n dándán, òun ó lọ gun staircase wá sí ìsàlẹ̀ ni. Níbi tó ti ń bọ̀ wá sí sàlẹ̀ ló ti rí pé àá ẹrú yìí wúwo, ìsàlẹ̀ yìí sì jìnà. Ìgbà tó ya, ó jókòó sáarín ọ̀nà ní ló n sìnmi ló n mi, ó hẹ́lẹ̀ lọ. Mo bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, mo sọ fún pé tọ́ ṣé bí ìyàwó yín ń sọ fún yín lẹ́ẹ̀kan pé kí ẹ wá lọ gun ẹ̀rọ ìgbéni sókè torí pé láàárín ìṣẹ́jú kan sí méjì ẹ ti dé ìsàlẹ̀ ẹ ní rárá ẹ fẹ́ gun staircase ni nítorí pé ọkùnrin ni. Ṣé ọkùnrin tó máa ń da yín ni ó wá ní kí ẹ má mọ ìgbádùn ayé jẹ ló fi jẹ́ kí ẹ máa ní pé ẹ ní lọ ẹ̀rọ ìgbéni sókè. Èmi, èmi dé, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè dáadáa nítorí ó máa ń jẹ́ kí ìgbé ayé ẹdà kó rọrùn ni gbogbo ẹsẹ̀ èèyàn ni òní ròyàn. Èèyàn o kàn lọ fúyẹ́, èèyàn ti dóké. Mo ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní ọ̀sẹ̀ tó lọ wípé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti lo ẹgbẹ́ ẹ̀rọ ìgbéni sókè. Ìgbà àkọ́kọ́ wọn sì bí mi dà kí n má lò nítorí òkè tí mò ń lọ ó ní pẹ̀tẹ́ẹ̀sì, ooo fifty ni. Ṣé pẹ̀tẹ́ẹ̀sì fifty ni wọ́n wá máa fi ẹsẹ̀ mi gùn ní ìkọ̀ọ̀kan. Àmọ́ bí wọ́n ṣe ti ní ká lọ gun ẹ̀rọ ìgbésókè tí ó gbé wa dé ibẹ̀. Ífúúndoò bá ṣe wà nínú ẹ̀rọ ìgbésókè náà tó ń gbé wa lọ gan, kì í ṣe pé ìrìn kékeré gan ni ẹ̀rọ ìgbésókè náà rin tó fi dé òkè. Ká tó máa sọ wípé a wá ń lo ẹsẹ̀ wa fi lọ sí òkè. Iyà tí ò bá jẹ mí ní ọjọ́ yìí kò ní lé ní, kò ní lé ní iye. Gẹ́gẹ́ bí à ẹ́yin àgbà Yorùbá ṣe máa ń sọ. So ẹ̀rọ ìgbésókè jẹ́ nǹkan tí ó rí lè dára fún àgọ ara wa. Ó rí lè máa ń jẹ́ kí ọ̀ọ̀dóo ó ní àwọn kùdìékùdìẹ rẹ̀ náà nítorí tí ó bá jẹ́ pé èyí tí ó ń lo iná lásán ni tí wọ́n fi solar power rẹ̀, ó máa ń jẹ́ nǹkan tí ó jẹ́ wàhálà nítorí pé a ní iná tó dá ní orílẹ̀-èdè wa. Ìgbà kí ìgbà sì ni iná lè lọ. And ẹ̀rọ ìgbéni sókè yìí kò ní, kò ní, ẹ, ojú window, ojú fèrèsé tí èèyàn ti lè pariwo pé mo wà nínú bí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mì o nítorí pé ooru máa ń tètè mú ẹ̀yàn níbẹ̀ tí kò bá ti sí pé bóyá iná wà níbẹ̀. Ìyẹn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn sì máa ń pàdánù ẹ̀mí wọn tí iná bá lọ nínú rẹ̀ tó bá sì pé ju kí ohun tó mú iná dé padà.

Nínú ohun tó ṣe pàtàkì nínú ìgbé ayé ọmọ ẹ̀dá, òun ni kó mọ bí wọ́n ṣe ń lo àsìkò pẹ̀lú àwọn ẹbí rẹ̀. Nítorí pé àìsí ẹbí wa a jẹ́ nǹkan kan rara. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tí ó nífẹ̀ẹ́ ẹbí, tó nífẹ̀ẹ́ ara, tó nífẹ̀ẹ́ ọ̀rẹ́, tó nífẹ̀ẹ́ ojúlùmọ̀ dáadáa. Mi ò sì fi àwọn ẹbí mi ṣeré. Nítorí náà, mo máa ń rí i pé gbogbo ìgbà tí mo bá ti kúrò ní ilé, mo máa ń rántí ilé ni kíákíá nítorí pé mi ò ní another choice ju kí n wá lé lọ. Ẹbí mi ṣè kóko. Oríṣiríṣi ìrírí ni mo ti rí níbi tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀. Mo rí i pé tí èèyàn kò bá súnmọ́ ẹbí èèyàn bí ìgbà pé èèyàn ti súnmọ́ sáré ni, oríṣiríṣi ìrírí ló wà ní hospital tí yóò rẹ aláárẹ̀ ẹni rí ẹni tí ẹni kankan kó wá dúró tì. Mo rántí ìgbà tí ìkan nnu àwọn aládùúgbò mi tí ó bí mi, kò rí ara, kò rí ẹbí, kò rí ọ̀rẹ́ kankan tó lè dúró tì pé tọ́ ẹni yìí ṣẹ̀ bímo ni ká mọ̀ bá ṣe iṣẹ́ ọlọ́mọ. Mo wá wò ó títí mo wò pé kí ló lè fa tí àwọn èèyàn ṣe wá le dà jú ẹni tí ó ṣẹ̀ bímo tẹ́lẹ̀ báyìí. Mo wá rí i pé tọ́ ìwà ni, ṣẹ́ rí ìwà ẹ̀dá, òun ni máa ń ṣe atọ́nà bí ó ṣe tọ́jú ẹ̀dá sí. Ṣẹ́ eri ẹni tí ò bá ti súnmọ́ ẹbí, tí ò bá ti sunmo ara, tí ò ṣe tán láti ṣe fún ẹni kankan ju pé kó ń gbà lọ́wọ́ èèyàn àbí kó ń ṣe tana dì abí kó ń sọ ọ̀rọ̀ edá lá ìdánì kó ṣí bó ṣe fẹ́ ṣe, kò lè rí ọ̀nà gbegbà. Ìwà yẹn ni ó mọ̀ kóba ní gbogbo ibi tí ó bá lọ, kò sí bí ẹni náà ṣe lè lóhun mọ́ èèyàn tó àbí ó hun mọ̀wé tó àbí ó hun lè ṣe nǹkan tó ìwà rẹ̀ ni ó mọ̀ dáa ní ẹ̀jọ́ ní gbogbo ìgbà. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ò, mo mọ̀ ń súnmọ́ àwọn ẹbí mi kódà ọ̀pọ̀ ìgbà mo máa ń wá wọn lọ àbí kàn wá mi wá. Ìdí ì dè ní pé àwọn orè mi wà tó jẹ́ pé tí ẹ̀ bá ríra àbí tí ẹ̀ bá sọ̀rọ̀ kò ní lè jẹyọ jáde. For example, ní èní yí nìkan àbúrò mi ti fi offer iṣẹ́ tó worth up to two fifty thousand, ó ti fi lọ̀ mí pẹ́ tọ́ ṣé mo ní àwọn èèyàn ní àwọn location báyìí báyìí tí wọ́n lè ṣe àwọn iṣẹ́ báyìí báyìí. Ṣẹ́ ẹ rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ọlá í pé èmi àti rẹ sì máa ń sọ̀rọ̀ ni àti pé ọlá yí pé mo fi oríṣiríṣi ọ̀nà hàn nígbà tí òun náà gbá ọ̀nà. Ó de jẹ́ wipé ìkan nnu àwọn ọ̀rẹ́ mi ni ó fi ọ̀nà iṣẹ́ tí ó ń ṣe báyìí ló fi lè lọ́wọ́. Ṣẹ́ wàá rí i pé kí ẹ̀mọ̀ súnmọ́ ẹbí òní ṣe pẹ̀lú bí èèyàn máa ṣe survive ní life ara ẹ. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ní oríṣiríṣi offer tí mo lè fún àwọn èèyàn láti ara mi. Bo tie jẹ́ wípé, ẹ, àwọn ẹbí mi mo rí wọn ní ìrì pé sí súnmọ́ wọn sí mi, wọ́n máa ń fẹ́ take advantage mi ni wọn, kí ń fẹ́ fi nǹkan tí ó bá jẹ́ tèmi fún mi. Wọn ò mọ̀ sọ pé Ọlọ́run ti gbàdúrà rẹ, ó nílò rẹ̀ àmọ́ nǹkan tó tọ́ sí mi ni wọ́n ń ní fún mi. So elé yìí náà jẹ́ nǹkan tó máa ń tún jẹ́ kí èmi náà tún sá fún wọn díẹ̀ nítorí pé oríṣiríṣi offer ni ó máa ń wá. Tí ẹni bá rẹ̀ ti ń la ẹnu ju pẹ̀lú wọn, wọ́n máa ń wò ó pé èèyàn ti tó báyìí, èèyàn ti tó báyìí. Láì mọ̀ wípé ohun tó yẹ́ kí ẹ mọ àǹfààní, tó jẹ́ ká jọmọ́ ṣe fúnra wa nìyẹn kò yẹ kó jẹ́ wípé ẹ̀ wa máa fi measure progress tí mo ti ní ní ilé ayé mi. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ti ṣe oríṣiríṣi àǹfààní fún àwọn ẹbí mi, bó jẹ́ ìyàwó mi ni, ọmọ mi ni, oríṣiríṣi nǹkan. Báyìí báyìí gan, ọmọ mi wà ní ilé ìwé tó sì jẹ́ wípé mo ti ń ronú pé tọ́ bí kí n lọ mú nǹkan mi kí wọn mú bọ̀ wá lé ni. Àwọn ṣàá ni ẹbí tó súnmọ́ mi jù, àwọn lájọ ń sùn lá jọ́njí ní ojoojúmọ́. Ẹ̀jẹ̀ mi sì ni nǹkan ẹyọ kan tí Ọlọ́run kọ́kọ́ ṣe fún mi tí ò, tí ò, tí mi ò worth ara. Òun ni yẹ́n. Ọlọ́run sì bù mi ní òdìdì ọmọ tí ó sì béèrè nǹkan kan ní ọwọ́ mi ó sì ní kí mo bú òun tọ́jú rẹ̀ pé òun lò hun fi ẹni sí lára, òun lo hun fi ẹ̀jẹ̀ sí lára, òun sì fi iṣẹ́ àkàtà mi kí n mọ̀ ba òun tọ́jú rẹ̀ gbogbo ìgbà tí mo bá ṣe rántí ilé yìí nínú mi máa ń dùn pẹ́ tọ́. Ọlọ́run tún ṣe ohun àrà ní ayé mi, ó kẹ́ba mi dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Mo sì mọ̀ pé lágbára Ọlọ́run yóò ṣe àwọn àbúrò rẹ̀ náà. Ọlọ́run sì jẹ́ ká wọn náà dé ní àyọ̀ àti àlàáfíà pẹ̀lú ọlá ńlá àti ijó.

iPhone ni fóònù alàgbèékà tí mò ń lò. Mo sì ti ń lò níìsín, ó ti tó bi ọdún mẹ́ta sí ẹyin. Àwọn ènìyàn gan tí ń fi mí ṣe ye ye pé, "kí ló dé tí mi ò tíì lọ change fóònù mi?" Wọn mọ̀ pé bùkátà ni ó fẹ́ yọ mí nítan lè. Àmọ́ dé, mò ń gbìyànjú láti rí pétọ̀. Mo ra fóònù tí ó make sense mi àmọ́ kò tíì wọnú budget o. Kódà pé ọ̀la sí ìsín yìí mo tún fẹ́ gbé fóònù mi lọ sí ibi tí wón ti ń ṣe, kí wọ́n lè lọ bá mi tún yẹ̀wò láti rí bí wọ́n á ṣe bá mi rí, báwo ṣe bá mi tún un ṣe torí èmi ò tí ì ní owó láti fi ra fóònù èémíì ní ìbáṣe ń bá ara wa sọ̀rọ̀, bayi bayi bayi bayi. Àmọ́ dé, mò ń gbèrò ẹ̀ṣà wípé tí ń bá tún lò fóònù eléyìí tí mò ń lò lọ́wọ́ yìí tí ń bá tún lò díẹ̀, tó bá tún ṣe díẹ̀ kí n ra èémíì. Àmọ́ kò tíì yá ní ìsín. Ọ̀dọ̀ àbúrò mi tó ń ṣe fóònù ti ní kí n mọ́ wá lọ́la pé, bóyá a á wá ṣe bátìrì mi síí ni boya bátìrì rẹ ló ti ń bú láti inú wa. Mo ní, "à, kò jẹ́ je bẹ́ẹ̀, bátìrì ẹ kò gbọdọ̀ wúfa. Mo gbọdọ̀ rí pé fóònù yìí ń ṣiṣẹ́ ni o." Tọ, bí kò jẹ́ ẹbí ó ṣe jẹ́, bó ṣà ṣe rí nìyẹn. Lẹ́nu kan dé, mo ṣà ń gbádùn ara mi ní ibi tí mo wà yìí pẹ̀lú fóònù eléyìí tí mo, tí mò ń lò lọ́wọ́ yìí. Mo jẹ́ ẹ̀dá kan tí ó mọ fóònù lò láti kékeré dẹ̀ ni. Although gbogbo àwọn fóònù tí bàa mi mó ń rà fún mi nígbà tí mo wà ní kékeré, bàbá mi mọ̀ ní mi ò mọ fóònù lò. Àmọ́ atọdún tí èmi fúnra mi ti ń ra fóònù fúnra mi. Tutun ni mo máa ń rà, mo dẹ̀ máa ń lò ó kéré jù. Ọdún mẹ́ta ni màá fi lò kédégbé kí n tó tún ni pé mo fẹ́ ra èémíì. So àti ọdún bí ọdún mẹ́ta sí ẹ́yìn ni mo ti ń lò eléyìí tí mò ń lò yìí tí mo sì mọ̀ pé Ọlọ́run ó kẹ́ mi ní ọdún yìí, ó gé mi tí màá fi ra èyí tó tún ju eléyìí tí mò ń lò lọ́wọ́ yìí lọ. Mi sì ní jẹ́ kí ó ni mí ní ara torí eléyìí mo ti ń ro lọ́kàn pé boya máa gbé fún àbúrò mi kí òun náà máa lò. So, ilé ayé yìí ò jẹ to, tó lọ fá díẹ̀. Kí Ọlọ́run ṣá anú wa ni. Torí tí ń bá ronú pé tọ mo fẹ́ fi owó ra fóònù bayi, àwọn ènìyàn wa gbára àwọn tó máa ń pè fún mi àwọn tí agbára mi ò lè ká nísinsinyí. Kì í ṣe pé agbára mi ò ká náà àmọ́ dé tí ẹ̀nyàn bá wò ó pé tọ, ká kátà nítà wípé kátà nítà pọ̀ ń tọ, kì í sábà mú kóriya gìdi kan kan wá. Ọ̀rẹ́ mi nísinsinyí ó dòkòtẹ́ ilẹ̀. Olóhun fẹ́ ra, òun fẹ́, òun fẹ́, òun fẹ́, òun mó ta ilẹ̀ ọ̀rẹ́ mi kan tí ẹ̀yẹn lóun fẹ́ ta ní distress sale kíá kíá. Àmọ́ dé, mo ti, mo ti mọ̀n tí màá ti wá ṣe báyii okan mí ṣẹ̀ lọ sí ibi kan nísinsinyí pé bóyá kí n pe ẹni kan pé ṣé yóò ra ilẹ̀ tó wá sì ti ra, a so sókè nígbà tó bá wo abí kò sì ra, nǹkan mi, òòtún ni nǹkan mi iná ilé tí ọ̀rẹ́ mi tún fi lọ mí. Eléyìí tó wá lóun fẹ́ ta distress sale yìí nísinsinyí bóyí kí la lè ṣe sí i o torí màá pe ẹni tí ó fẹ́ ta nísinsinyí pétọ̀ e ló ní ibẹ̀ worth tí a bá ní ká ti ṣe sáré san owó ẹ̀, èló lo worth. Nísinsìnyí nísinsìnyí ilẹ̀ mi tí mo rà ní five hundred ní ojosi, wọ́n ń sọ fún mi pé tí èmi ò bá sọ̀ọ́ lẹ̀, tí màá sọ̀ọ́ lẹ̀ lẹ́sẹ̀kẹ́sẹ̀ kó dọ́wọ́, àwọn ó gbẹ àwọn ń sọ fún mi ní, àwọn ń san two million fún mi, mò ń kan wù wọ́n mú rẹ́rìn-ín pé to Héé, ibẹ̀ náà bẹ́ẹ̀ náà ni wá ní mo ní ìdí owó tó ni màá fi san. Adúró owó yẹn tẹ́ ẹ wa máa sọ fún mi lẹ́yìn ọdún mẹ́ta pé kí n wá máa gba two million. Rárá o, mi ò gba two million bó ṣe wà yẹ́n. Tí ń bá padà kọ gan, mi ò ta rárá. Màá máa ta tó boya bí fifteen sí twenty million nígbà tí ń bá fẹ́ ta torí pé yọ kàn wà n bẹ́ẹ̀ ní. Mo mọ̀ jẹ́ kí àwọn ọmọ ọmọ gba bọ́ọ̀lù ń be àbí kí ń kìn sí fẹ́nsì sì títí táa fi mature. Ìgbà tí ń bá dẹ̀ máa ta ó lè di pétọ̀ boya ọmọ mi olóhun fẹ́ bẹ̀rẹ̀ òwò kan àbí ǹkan kan mo bá, mo dẹ̀ ní ìdí owó, màá ní kan san sókè kí ń lè bá fi rẹ́sí owó fún un. Nígbà náà tó bá di, àmọ́ Ọlọ́run ò ní jẹ́ kí n wà ní ru position yẹn àmọ́ torí ọmọ mi ni mò fi ra ibẹ̀ yẹn. Màá dẹ̀ ri pé òun náà ni mò lò ó fún. Tó bá jẹ́ pé Ọlọ́run padà ká dára pé mò lè kọ fúnra mi àmọ́ mò mọ̀ pé Ọlọ́run ó ṣe pé màá dẹ̀ kọ fúnra mi. Owó tí ń bá ń gbà ń bẹ́ ẹ́ náà, àwọn náà ni màá máa jẹ́ kí ó lọ sí àkáùntì wọn. Tọ, plan mi nìyẹn. Mo dẹ̀ ní plan láti ra èémíì síí kódà kí i ṣe ẹyọkùn, kí i ṣe ẹ̀mẹjì, kí i ṣe mẹ́ta gan an ni. Òwú mi kí n ra sí.

Mo ṣẹ̀ kọ́ bí wọ́n ṣé ń ṣe ìdúnàádúrà, bí ó ṣe jẹ́ kí èèyàn ṣe má ṣe ìdúnàádúrà ni. Tẹ́lẹ̀ mi ò kí ń ṣe ìdúnàádúrà bí ó ṣe jẹ́ kí ń má ṣe. Nítorí èmi tí bá tẹ̀lé màámi lọ sí ọjà, mo máa ń wo bí wọ́n ṣe máa ń ṣe ìdúnàádúrà pẹ̀lú àwọn olùbárà wọn àti olùtajà wọn. Mo máa ń wò pé à, ṣé ẹwà búru ni àbí báwo ni? Nítorí pé tí a bá fẹ́ ra ẹran, tí wọ́n bá sọ fún bàbá ẹlẹ́ran pé, "Tọ̀ bá bà o, èló lè nta ẹran yìí o." Bàbá lè ní tọ̀ pé, "Bí à bí twenty thousand ni o," bàbá mi lè ní bí à five thousand ni. N ó wò ju wọn, n ó wò pé à, ṣé bàbá ẹlẹ́ran yóò sì ní gba yín ní etí báyìí pẹ̀lú iye tẹ́ pe yìí? Àmọ́ kò ṣẹlẹ̀ rí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì ni a máa ń padà rí díè ò tí ó make sense lóòótọ́ lóòótọ́. Àti ìgbà náà lèmi gẹ́gẹ́ fúnra mi ti wá wò pé tọ̀, ó dàbí ń pé ìdúnàádúrà mi kò múná dóko dáadáa. Tí èmi bá ti ní nǹkan lọ́kàn pé tọ̀, iye báyìí ni ó yẹ kó jẹ́ ní ọjà. Tó bá jẹ́ pé ńtẹnìyẹn pé ó súnmọ́ iye tí èmi náà fọkàn mi rò tẹ́lẹ̀, bó ti jẹ́ pé bóyá ó jìnnà sí i púpọ̀, bóyá ó cheap jù bẹ́ẹ̀ lọ, èmi ò ní wulẹ̀ bọ́dà ara mi láti má sọ pé, "À, jẹ́ kí n ra ní iye báyìí." Ṣé ẹ lè gba iye báyìí ni? Èmi ó kàn sọ pé, "Ó dáa, mo ti gbọ́." Àbí, "Iye báyìí ni mo ní lọ́wọ́, ṣé ẹ máa gbà á?" Tí wọ́n bá sì ṣọ pé, "Ó dáa kí n mú wá," mi ò ní na kọjá sí iwájú mọ́. So ìyí kò da lọ́tàn tí ìgbà tí wá di pé èmi náà ní ìyàwó nílé. Torí pé ajọ mọ́ ń ṣe, ajọ mọ́ ń lọ ṣe ìdúnàádúrà káàkiri ọjà. Mo bá ń wò pé à, ṣé bí ó dẹ̀ ṣe máa ń ṣe bá àwọn èèyàn ṣe máa ń gbé owó lé nǹkan ni tẹ́lẹ̀ tí wọ́n ó sì padà ja wá sí ìsàlẹ̀. Àmọ́ dé, mo ti ní lọ́kàn pé èmi náà máa test, eh, ìdúnàádúrà mi wò ní òpin ọ̀sẹ̀ yìí. Nítorí pé mo fẹ́ ra panel kàn, panel prepaid mi. So dá tí, tí ń bá wà nílé o, mi ò sí nílé o, fridge mi yóò mọ́ tutù mini mini. Mo ti wá ní lọ́kàn pé tí àwẹ̀ bá ti ń dé, pé àwẹ̀ ti súnmọ́ tòsí gan, màá fi owó, màá lọ ra bóyá orí mọ̀lú ni àbí ọrùn mọ̀lú òdìdì. Mí wà ni kí wọ́n bá mi ṣa, tí wọ́n bá ti wá ṣa, màá kó sí inú fridge. Níbẹ̀, àá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdúnàádúrà lórí bí mo ṣe fẹ́ ra orí mọ̀lú náà àbí ọrùn mọ̀lú náà. À sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀, ibẹ̀ ni màá ti mọ̀ bóyá mo ti improve lóòótọ́ lórí ìdúnàádúrà mi àbí mi ò tí improve rárá bóyá ìkankan náà náà ṣì ni mo sì jẹ́. So àmọ́ dé bí mo ṣe ń wò, n ó wò pé tọ̀, màá rí i ṣe torí tí ń bá rí ẹran bó jẹ́ ó níbi thirty thousand rárá ni, àbí thirty five lára tí ọrùn mọ̀lú náà ṣì dúró dáadáa, mo ń wa very sure pé títí tí, ẹ́, àwẹ̀ ó fi parí, ào ní ní, ẹ́, reason kankan láti lọ fi ra ẹran mọ́. Àá kàn mọ́ ra ẹja ní ẹ̀kọ́okan tí a bá ní di ẹja mi. Torí ìyàwó mi, mo dètí sọ fún un pé, "Tọ̀ a lè ra ẹja náà sílé tó bá jẹ́ pé owó wà." Àmọ́ òun ní ìbẹ̀rù wípé ẹja mọ́ ń tètè bàjẹ́. Mo sì sọ fún pé kò ní sí wàhálà in as much as pé à ń tan fridge wá wákàtí mẹ́rìnlélógún, ọjọ́ méje kalẹ̀. Ṣèbí ká ti lọ láàárọ̀ ká tan kalẹ̀ pé láti àárọ̀ kó ti máa ń ṣiṣẹ́, tó bá sì ti di alẹ́ yóò sì tún mọ́ ṣí, yóò, àá ti pa àbí ká yọ kó lórí solar ní alẹ́ tó dà ká lè bá lò ó fún fánù títí ilẹ̀ ó fi mọ́. Tó bá dẹ̀ ti di òru àbí, ẹ́, àárọ̀ tán bá múra dé, inú ó sì tún continue láti má freeze ẹ. Àmọ́ dé ọ̀la pé kò tíì rí bí solar panel yẹn ṣe máa ń ṣiṣẹ́ yípé bóyá èèyàn lè máa lò ó lọ́sàn-án gan gan tí èèyàn ó sì máa ń tan fridge, tí èèyàn ó sì tún máa ń gba fánù ṣàrà, tí èèyàn ó sì tún máa ń charge. Kò tíì rí bẹ́ẹ̀ pé kó ṣiṣẹ́ bẹ́ẹ̀, èèyàn ò tí ì jẹ́ kó ní ìgbàgbọ́ lórí ọ̀nà tuntun tí mo ní mo fẹ́ fi mọ̀. Àmọ́ dé, mo ti ná owó náà, mo tẹ́tí múra pé tọ̀, màá ṣe bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti dé yóò rí. Kò dá in ni fún lára ní ọ̀la nígbà tí wọ́n bá gbé solar náà wá tí a bá ti fix ṣe tán. Màá kàn jẹ́ ó mọ̀ pé tọ̀, nísìnbáyìí o, a ti lè tan fridge o, a ti lè ṣe gbogbo bó bá ṣe wù wá o. Ní orí páànù kò ní sí ewu olágbára Ọlọ́run. Ọlọ́run òdẹ ni jẹ́ ká jẹ̀bi ipò nínú ògè tí à ń ṣe yìí o. Ọlọ́run ni jẹ́ kí àwọn olójú bú tí wọ́n fi ba à ti wa jẹ́ olágbára Ọlọ́run. A sì rí i ṣe ní ọ̀la náà. Nítorí oríṣìíríṣìí ìlérí ìmùúfe tí èmi gbọ́ tí ọkàn mi sì ń bàjẹ́. Àmọ́ mi ò ní wàhálà kankan láti bá ẹnìkankan fàá ní orí ẹ.

Ọmọ Yorùbá tí kò bá kí ń jẹ ata, wọ́n á ní àlàáfíà ara rẹ̀ ò tó. Nítorí pé àti kékeré ni wọ́n ti máa ń ti ata bọ̀ wá lẹ́nu. Ká ti ẹ̀ tó lè jẹ nǹkan kan rara. Un tan mó ń kọ́kọ́ ti bọ̀ wá lẹ́nu ni ọbẹ̀ ata láti fi wo pétọ̀. Sé a ti mọ ìrírí oúnjẹ, ṣa ti mọ tẹ́ẹ̀sì oúnjẹ ní ẹnu wa. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ní oríṣiríṣi ìrírí nípa ata yìí. Especially nígbà tí mo wà ní ilẹ̀ Igbo. Àwọn ọmọ Igbo máa ń wò mí pẹ̀lú jíjẹ ata, wọ́n máa ń fi mí ṣe ẹ̀yẹ ni pétọ̀. "Baba yìí, ṣé ata nìkan ni wọ́n máa ń jẹ nílẹ̀ yín ni? Àbí ewọ ni kí ẹ ṣe omi ọbẹ̀?" Àwọn ní ọ̀dọ̀ wọn lọ́wọ́ wọn yìí sábà ṣe omi ọbẹ̀. Oríṣiríṣi ẹ̀fọ́ àti oríṣiríṣi ọbẹ̀ ni àwọn máa ń sè. Àmọ́ ata wa ní ilẹ̀ Yorùbá, ọ̀dọ̀ wa ni a à tí kì í gbin ata púpọ̀. Àwa sì la ń jẹ ata púpọ̀. Kódà ní ilẹ̀ Awúsá, wọn kì í sábà jẹ ata púpọ̀ bí àwa Yorùbá bá ṣe máa ń jẹ ata. Bí o tiẹ̀ jẹ́ wípé àwọn Awúsá ni wọ́n máa ń gbin. So ní ọdún náà lọ́hòun, mo ní pé mo fẹ́ ṣe ìkónilẹ́nujọ fún àwọn àgùnbánirọ̀ bí i títè mi. Mo bá pe meeting pé tọ̀, "Ẹ wá ò kí le o jẹ o." Wọ́n bá ní àwọn ó jẹ nǹkan tí, nǹkan tí mo bá ṣà ti fẹ́ sè fún àwọn. Mo bá ní, "Ó dáa, kò sí wàhálà." Mo bá pe àwọn tókù mi pé tọ̀. "Ó dáa, ẹ jẹ́ ká lọ sí ọjà, ká lọ ra nǹkan ọbẹ̀." Mo sá ra àwọn nǹkan tí màá rà. Mo bá ṣe ẹ̀gúsí, ẹ̀gúsí tèmi sì ní, "Mo máa fẹ́ kí ata rẹ̀ kó dàbí ọbẹ̀ ni." So mo bá fi ata ṣe ẹ̀gúsí, ó sá ń ta nílẹ̀ ẹ́nu. Àmọ́ lẹ́nu tèmi kò ta. Ó normal ní ẹnu tèmi. Wọ́n bá ní, "Rárá o pé ata ni èmi gbọ́n sí inú ẹ̀gúsí o." Wọ́n bá ní, "Àwa Yorùbá, a ṣe jókòó tẹ́ẹ̀ nítorí pé a lè fi ata ba ti èèyàn jẹ." Mo wá rán tí ìgbà tí a wà ní kékeré, ó ní ẹja kan, ẹja àkókò, ẹja kíkà gbígbẹ báyìí ni. Ẹja náà mo máa ń ní lọ́kàn pé a, ẹja yìí gbogbo ìgbà tí màmá mi bá ti fi ṣe ọbẹ̀ báyìí, ata máa ń ta ni. Kódà tí ó sì wọ́n gan. Kódà tí n bá ti fi lè fojú mi kàn pé à, òun ni màmá mi àbí bàbá mi rà wá lé báyìí, ara mi ó ti mọ̀ gbọ́n pé à, a jẹ ata ni òní. Nítorí gbogbo ìgbà ni màmá tí wọ́n bá ti sè báyìí, ọ mo, ọbẹ̀ náà yóò ta ni. Ẹja náà sì máa ń dùn. Mo wá bèerè ní ọjọ́ kan pé tọ̀, "Màmá mi, kí ló dé tí ó ti jẹ́ pé gbogbo ìgbà tí a bá fi ẹja yìí ṣe ọbẹ̀ ni ata máa ń ta?" Bàbá mi wá ní kì í ṣe pé ẹja náà ni ó ń fa ata. Bí ó ṣe pé màmá mi ni kò mọ̀ bí wọ́n ṣe ń yọ ata fún un nítorí pé àwọn ẹja mí wà, a máa ń kó ata wọ́nú. Tí ẹ bá ń jẹ wọ́n nìkẹlẹ̀, ẹ máa mọ̀ pé ó ní ata lára. Bọ àwọn ẹja mí wà wan o i gba ata ṣára rára. Bí ẹ bá ṣe kì í wọ́n bọnu ọbẹ̀ náà ni wọ́n ó ṣe máa jáde. Wọ́n kàn kó àdídùn sí ara ni. So ìjọ́ tí màmá mi bá ti fẹ́ se ọbẹ̀ tí a bá fẹ́ lo ẹja ẹyin, wọ́n máa bẹ̀rẹ̀ sí ń yọ ata ibẹ́ kalẹ̀. So wọn ò jẹ́ kó jẹ́ the same measurement bí i títí àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀. So ìyẹn ló wá jẹ́ kí ó jẹ́ pé ata abẹ́ wá reduce. Mo wá máa ń gbádùn jíjẹ rẹ̀ láti ìgbà yẹn títí tí mo fi dàgbà. So nísìnyí báyìí ó ti pẹ́ tí mo ti jẹ orí ẹja ẹyin, mi ti ẹ̀ mọ orúkọ rẹ̀. Bí a ti ń bá tún lọ sí Èkó nìkan ni màá tún rí. Àmọ́ dé, ata ó jẹ́ nǹkan tí mo máa ń jẹ dáadáa. Kódà mo máa ń fẹ́ràn kí ata wà tí mo bá ń jẹ índómì mi. Ó tún ní oúnjẹ kan táa máa ń jẹ, ìmóòyò ni wọ́n máa ń pè é. Eh, oúnjẹ ìmóòyò yìí ó máa ń dàbí ìgbà kí èèyàn ń lo ata lásán. Ata tútù ni ẹ̀rẹ̀ mọ́ra wọn tí ẹ fi ṣe ìmóòyò tí ẹ́ máa ń jẹ. So àìmọye ìgbà díẹ̀ ni mo ti jẹ ata tútù. Kódà láì lo bí i ọ̀sẹ̀ kan sí ìsìn, mo sì jẹ ata tútù. So ẹ́, ẹnibá mọ oúnjẹ ẹ jẹ dáadáa, ẹni tó bá mọ oúnjẹ, ìgbádùn oúnjẹ, á mọ̀ pé ata máa ń jẹ́ kí oúnjẹ ní tẹ́ẹ̀sì lẹ́nu ni. Bàbá mi máa ń sọ fún mi pé nígbà tí wọ́n wà ní ilé ìwé tí àwọn òyìnbó náà wà nílé ilé àwọn, wọn kì í fi ata sí oúnjẹ nítorí àwọn mọ òyìnbó. So púpọ̀ nínú àwọn, àwọn ń wá gbé ata inú ìgò, àwọn ò mọ̀ bù sí oúnjẹ kó lè ba ṣe jẹ ẹ́ ní ẹnu. Mo ní, "Àá, irú ìgbé ayé èwo ni eléyìí báyìí." So gbogbo àwọn ọmọ Nàìjíríà wa tó wá ń lu òyìnbó, wọ́n kì í sábà lè jẹun ní ilé oúnjẹ àwọn òyìnbó nítorí pé àwọn oúnjẹ wọn ò kí ní tẹ́ẹ̀sì.

Gbigbe tí mi tí mo bá ti ń jẹun, àwọn èèyàn máa ń fẹ́ràn bí mo ṣe máa ń jẹun ni nítorí pé mo máa ń jẹun gẹ́gẹ́ bí olówó, gẹ́gẹ́ bí ọlọ́lá pẹ̀lú ìwa ìrẹ̀lẹ̀. Mi kì í ṣe ẹnu mi jàbù jàbù. Mo máa ń rí i pé tí mo bá ń jẹun, mo máa ń fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa kọ àríkọ́ ṣe bí àwọn èèyàn ṣe gbọdọ̀ máa jẹ ẹnu wọn. Ó ní bí wà ṣe máa jẹun tó jẹ́ wípé kí ẹni tí ebí ń pa ní ẹ̀gbẹ́ ẹ kò ní fi bẹ́ẹ̀ ríro nítorí pé kó yóò dàbí ìgbà pé èèyàn ń pa ẹnu mọ́ fún ni Kí wà ṣe pé kí èèyàn máa ṣe ẹnu wàṣàwàṣà níbi tí ebi ti ń pa àwọn ẹni kan. Bí wọ́n ò lè sọ ọ́ jáde, wọ́n ó mọ fi iná súre fún ẹ tí ó sì ní da fún ẹ ní ìgbà náà. So èmi gẹ́gẹ́ bí ẹni kan mo ní oríṣiríṣi ìwà tí ó dára, ìwà tó tọ̀nà tí ó máa ń jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn kí wọ́n máa wo èèyàn. Àwọn èèyàn fẹ́ràn kí wọ́n sún mọ́ èèyàn torí pé tí mo bá ń jẹ oúnjẹ, kò sí ni ó máa, yóò máa ṣe ọ́ bí pé kó ti ẹnu bọ̀ mí ní ẹnu ni. So èmi, eh, oún, oúnjẹ jíjẹ ní ọ̀nà tó dára ó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ kọ ara èèyàn ní ṣíṣe torí oríṣiríṣi ibi ni ẹ ti lè bá ara yín. Tẹ bá lọ sí ìpàdé àwọn àgbà, ìpàdé àwọn èèyàn jànkànjànkàn ní ìlú, ó ní bí èèyàn ṣe máa ń jẹun ní gbogbo àwọn ìjókòó báyìí tó jẹ́ wípé àwọn èèyàn tí ó ń wò yàn wọ́n ò lè bá mọ wò èèyàn ní ìwò èèyàn gidi àti èèyàn tó ní ẹ̀kọ́ ilé. Kì í ṣe pé kí èèyàn wà ní òde ìlú àbí òde àwọn èèyàn jànkànjànkàn ní ìlú, kí èèyàn wá mọ mú búrẹ́dì kó máa jà sí inú tíì ní ìtà gbangba kó máa fi ṣíbí gbe Ilé yìí ó mọ́ rin àwọn èèyàn púpọ̀ ní ọ̀kan, tó bá ṣe bẹ̀rẹ̀ sí ń gbé búrẹ́dì náà ṣe ẹnu, gbogbo tíì ni ó mọ dáàlẹ̀ káàkiri. So àwọn ìwà oúnjẹ báyìí ó máa ń piss èmi off. Kì í fẹ́ jẹ́ kí ń jẹun àbí kó wá mọ̀ jẹun kó wá mọ̀ gbékun lémú. Mi ò fẹ́ rí àwọn ìwà báyìí ní àwùjọ ibikíbi tí èmi bá wà. Nítorí èyí èmi gangan fúnra mi, mo máa ń rí i pé è ò jẹ́ kí àwọn èèyàn kó ìríra bí èmi gangan fúnra mi ṣe ń jẹun. Mo dẹ̀ lé ní àrí dáájú pé mo ń kọ́ ọmọ mi náà ní bí wọ́n ṣe ń jẹun. Àwọn ìjókòó tí èèyàn máa jókòó, tí èèyàn ó fi jẹun àti pé bí èèyàn ṣe gbé ṣíbí tí kò ní ó di pé ṣíbí ó mọ̀ọ́dún pan pan pan nínú abọ́ ní gbogbo ìgbà tí èèyàn bá ń jẹun. Nítorí pé gbogbo aláǹgbá ni ó dàkún délẹ̀ a mọ èyí tí inú ń run nínú wọn. A mọ ẹni tó ń fi ọkàn bá oúnjẹ rẹ̀ lọ, a mọ èyí tó ń fi ọkàn ṣépè fún un pé kọ́ mọ rí irú ẹ̀ jẹ mọ́ So ní gbogbo ìgbà tí mo bá ń jẹun, mo máa ń fẹ́ rí i pé mo fi àwọn ìwà tí ó dára kalẹ̀ ní ibikíbi tí mo bá ń jẹun. Kódà mo ti gbọ́ rí tí ìyá kan ń sọ fún ọmọ rẹ̀ pé "sọ̀rí, sọ̀rí bí bòdá hun ṣe jẹun tó dìde nísìnyí. Ó jẹun, ó jẹ ẹ́ mọ́ gbogbo bí tó ti jẹun, kò jẹ́ kí oúnjẹ dà sílẹ̀." Èyí tó dà sílẹ̀ fúnra rẹ̀ ni ó fi ọwọ́ ara ẹ̀ sá tó lọ dà sí inú ilé ìdòtí níbi tó sì jẹ́ wípé tó bá gbé ilẹ̀ àwọn èèyàn wà tí ó wá bá a ṣàá Àmọ́ ó ní ẹ̀kọ́ ilé, ó ní ẹ̀kọ́ bó ṣe ń tọ́jú ibi tí ó ti ń jẹun ló fà tó fi jẹ́ wípé nígbà tí ó dé ìtà gan-an, ó tún ń ṣe tó máa ń ṣe ní ilé. Irú ìwà báyìí sì ni mo fẹ́ kí o kọ́ ni mo fẹ́ kí o mú dání. Mi ò fẹ́ kó máa mú àwọn ìwà jíjẹun bí wọ̀nbìà àbí jíjẹun bí olè dání. Nígbà náà tí a kéré a ni mo ní àwọn ọ̀rẹ́ púpọ̀ tó jẹ́ wípé bí wọ̀nbìà bí olè ni wọ́n ṣe máa ń jẹun. Inú wọn nìkan ni wọ́n máa ń mọ̀, wọ́n máa ń rò pé wó yá táwọn ò bá jẹun kí inú àwọn kún, àwọn lè kú ni. Kò sì rí bẹ́ẹ̀. Dọ̀ ní nísìnyí púpọ̀ nínú wọn ni gbogbo ikùn wọn ti wá fẹ̀ kọjá ààlà tó jẹ́ wípé ó nìkan nínú wọn tí mo gbọ́ wí pé kó tó dé láti ibi iṣẹ́ ni ìyàwó rẹ̀ ti gbọdọ̀ dáná kalẹ̀. Tí ò bá fi lè bá ó jẹun ní ilẹ̀ lílù lílà ni ó mọ kó fún ìyàwó rẹ̀ tí ó sì jẹ́ ìwà gidi tó jẹ́ ìwà burúkú, ìwà ọmọ ìpáǹle. Kódà ó padà dé ibi kan tó jẹ́ wípé wọ́n di ẹrú, wọ́n di wàhálà lé lórí ní àti ilé ìyàwó rẹ̀ tí wọ́n ní pé àwọn ó lọ tìí mọ ilé níbi tí oúnjẹ jíjẹ ní ìwà burúkú tó bá dé. Ọ̀rẹ́ mi yìí yóò jẹ oúnjẹ àárọ̀ kúrò nílé tán, yóò tún gba ibi iṣẹ́ lọ. Tó bá ṣe tún dé ibi iṣẹ́, yóò tún lọ fi owó tó bá pa ní àná àbí owó tó bá jí lọ́dọ̀ mọ̀mọ́ rẹ̀, yóò tún lọ fi jẹ oúnjẹ ẹ̀ mìín níbi tí ó ní ìfẹ́ oúnjẹ jíjẹ káàkiri dé. Mọ̀ pé Ọlọ́run kò padà ṣe àánú fún un nítorí pé ikùn rẹ̀ ti sì fẹ́ni níbi jíjẹun ní ìwà.

Gẹ́gẹ́ bí ààfá mi ṣe máa ń sọ wípé, "Àlá tí Ọlọ́run bá fẹ́ jẹ́ kí o rántí òun ni o lè rántí." Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń lá oríṣiríṣi àlá tó jẹ́ pé a mọ̀ wopé, "ó dàbí ń pé nǹkan báyìí ni mo lá." Àmọ́, nǹkan mé gede gbé ni àlá yìí ń sọ̀rọ̀ nípa. Àmọ́dé, ìgbà gbé máa ṣe wá nítorí bóyá nǹkan tó fẹ́ ṣe wá náà ni ó máa ń fa ìgbàgbẹ́ ni o àbí ó ń run aṣojú ni o àbí kó jẹ́ pé àlá náà kì í ṣe àlá tó búburú tó bí a ṣe lérò. Àmọ́ ṣá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo mọ̀ wípé àlá ó máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ ní àgọ́ ara. Àmọ́ èmi o, gẹ́gẹ́ bí ẹni kan o, mo máa ń rántí àwọn àlá tó bá jẹ́ àlá burúkú àbí èyí tó bá jẹ́ wípé ẹni tí ó gbé wá ó jẹ́ ẹni tó bá nǹkan tí mò ń rò mu ní ọkan lọ́wọ́lọ́wọ́. Ẹ̀sẹ̀kẹsẹ̀ ni màá rántí pé, "ó dàbí ń pé mo mọ̀ tí lá àlá nípa irú nǹkan báyìí," tí màá sì sọ fún ara mi pé, "Tọ̀, àlá tí mo lá rè o, kí ni ìtumọ̀ rẹ̀ o? Ṣe àlá burúkú ni àbí àlá burúkú kọ́?" Àmọ́dé, kí ẹyan máa lá àlá ó jẹ́ árà àwọn àmì tí Ọlọ́run máa ń fi bá wa sọ̀rọ̀. Although àwọn oyìbọ̀ sọ wípé kì í ṣe pé Ọlọ́run ni fí ń bá wa sọ̀rọ̀ bí ó ṣe wípé, laziness wa àbí stress tí a ti go through ló fàá tó fi jẹ́ pé púpọ̀ inu wa a máa ń lá oríṣiríṣi àlá tí àti ẹ̀ ni lè sọ ní ọjọ́ miímo táàti ẹ ni rántí fúnra ra wa mọ́. Àmọ́dé, ẹni tó bá jẹ́ ẹ̀yàn takuntakun, èèyàn tó bá jẹ́ èèyàn gidi tó nífẹ̀ẹ́ ẹran èèyàn ní ara, púpọ̀ nù ìgbà ni a máa ń rí àwọn èèyàn bá wọn tú àlá wọn. Àwọn kan wà tí wọ́n máa ń sọ pé àwọn ní àtú àlá àbí arọ àlá. Àwọn yìí máa ń dúró nídùúró wípé gbogbo àlá tí ẹ bá là, àwọn lè bá yín tú, àwọn lè bá yín wá ìtumọ̀ tó súnmọ́ sí. Bí àfá kan ṣe sọ fún mi pé, "Nǹkan gidi ni tí ẹ bá ń là àlá pé ẹ wà níbi omi àbí ẹ là lá ìpé, ẹ wà níbi koríko, ìpé owó ń bọ̀ ni ìtumọ̀ rẹ̀." Àmọ́dé, èèyàn mélòó ni ó ń là àlá gbogbo èrò eléyìí? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nǹkan tí kì í ti ẹ ní orí tí kì í níru ni a máa ń sábà là ní àlá. Àlá yìí tó bá ti wá jẹ́ wípé àlá gidi tó sọ ìtàn kan àbí tó fi nǹkan hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn iye máa ń jẹ́ àlá tí èèyàn onile lè bá ẹni kankan sọ nítorí gbogbo agbára èèyàn ni yóò mọ̀ gbóná ní ìgbà tí ó bá lá àlá náà tán. So ká máa sọ ọ̀rọ̀ púpọ̀ jù. Èmi o, miò sábà rántí gbogbo àlá. Àmọ́dé, mo máa ń rántí àwọn òmíràn, especially èyí tó bá jẹ́ wípé ó ní agbára. Mo rántí ní ọjọ́ kan tí, ẹni kan ní àdúgbò wa ó rẹ̀. Mo wá là nínú àlá pé ẹni náà kú. Bí a ṣe jí ní àárọ̀ ọjọ́ kejì tí mo múra ilé ìwé, kódà mo ti pẹ́ ní ilé ìwé ni wọ́n rush ẹni náà dìgbàdìgbàdìgbà sínú mọ́tò pé wọ́n ń gbé e lọ sí hospital. Kò pẹ́, bí a ṣe ń lọ sí hospital tí mo wò ó nínú ọkọ̀ ni mo sọ fún àwọn tàá jọ ń lọ pé, "Ó, ẹni yìí yóò kú ní," èní mio rò pé yóò di ọ̀la. Bí mo ṣe ń lọ sí ilé ìwé tí mo máa dé padà báyìí ni mo gbọ́ pé ó ti ṣá láìsí. So oríṣiríṣi àlá ni ó máa ń wà. Àwọn mìíràn wà tó jẹ́ pé yóò di mímú ṣẹ, àwọn mìíràn sì wà kò ní di mímú ṣẹ. Ọlọ́run ló wá mọ̀ bó ṣe wá jẹ́ tí gbogbo àwọn nǹkan bá òun ṣe máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Àmọ́dé o, èmi gẹ́gẹ́ bí ẹni kan, màá gbé ìyànjú mi láti máa rántí gbogbo àlá tí ń bá là. Ìgbà mìíì màá kọ́ kalẹ̀, ìgbà mìíì sì ni màá wá òfin tó tọ́ nípa rẹ̀ láti mọ ẹni tó ń ṣẹlẹ̀ gangan àti pé kí àwọn èèyàn lè tọ́ mi sọ́nà lórí ọ̀nà tí màá lè gbé gbà láti fi lè mọ ìdí tí mo fi lá irú àlá bẹ́ẹ̀ nítorí wípé kíkọ́ báyìí òún ni mímọ̀ o. Ẹ̀yàn sì gbọdọ̀ mọ oun tó ń ṣe ẹ̀yàn ní àgọ́ ara. Àwọn àlá yìí sì ló máa ń fi ọ̀nà àwọn ìmọ̀ ìkọ̀kọ̀ tí èèyàn ò mọ̀ nípa ara rẹ̀, àwọn àlá yìí ni Ọlọ́run fi máa ń fi.